Ìwà ìṣòwò mi dá púpọ̀ nítorí pé ìdí ìṣòwò ni wọ́n bí mi sí. Ìṣòwò, oníṣòwò ni àbàbà àti ìyá mi láti ọdún tó ti pẹ́ tí wọ́n tó fẹ́ra wọn. Nígbà tí wọ́n sì fẹ́ra wọn tán, wọ́n sì ń ṣe òwò papọ̀. Nítorí náà, ìdí rẹ̀ ni wọ́n bí mi sí, mo sì mọ ìṣòwò ṣe lọ́pọ̀lọpọ̀. Kò sí nǹkan tí mi lè rà ká túntà léwé bá ti máa mú èrè wá. Mo sì mọ ìṣòwò ṣe dáradára láti fowó lé ọjà ibi a ti rà láti rà lọ́pọ̀ kí eyan lè rí èrè topọ̀ jẹ lórí rẹ̀. Ìwà ìṣòwò mi dá lọ́pọ̀lọpọ̀ nítorí ibi a ti bí mi dèni.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn nítorí pé ọmọ Mùsùlùmí ni mo jẹ́. Mo máa ń bo orí mi, torí ń kan tí ẹ̀sìn mi ń sọ fún mi nìyẹn. Lati kékeré ni mo ti máa ń ṣe bí táwọn òbí mi ṣe fi kọ́ mi. Mo tún máa ní ọkọ, ọkọ Mùsùlùmí ni ọkọ mi, ó sì fẹ́ràn mi nítorí pé mo máa ń lo ìborùn kí ó tó fẹ́ mi. Ó sì tún gbìyànjú láti jẹ́ kí ó mọ̀ mi lára ju bẹ́ẹ̀ lọ. Ju títà tẹ́yìnwá lọ, mo máa ń wọ ìborùn.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Láti ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ nítorí pé àìjẹ́ bẹ̀ bí èèyàn ò bá ṣe ìdọ́gba láàárín méjèèjì, èèyàn kàn máa kú, èèyàn máa kú tí èèyàn máa kú tí èèyàn ò ní lè jẹ iṣẹ́ tí èèyàn ń ṣe. Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, nígbà tí mo bá ti kúrò ní ibi iṣẹ́, mi ò kí ń ronú iṣẹ́ mọ́. Mo máa pa fóònù ti wọ́n lè fi pè mí láti ibi iṣẹ́ láti lè fọkàn sí nǹkan tó kù ní ìgbésí ayé mi bí àwọn ẹbí mi, àwọn ọmọ mi àti òwò kéékèèké mi tí mò ń ṣe. Mo máa ń fààyè rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí mo bá ṣiṣẹ́ tán. Ni òpin ọ̀sẹ̀, mo máa ń gbìyànjú àti sùn dáradára kí n ṣe eré ìdárayá, kí n pàlọ́ àpamọ́ fún àwọn ọmọ mi, kí n bá wọn ṣe iṣẹ́ àmúrelé wọn, àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn. Mo sì máa ń lọ sọ́jà láti ra nǹkan sílé àti fún àwọn ọmọ mi, gbé àwọn ọmọ mi jáde kí ọkàn mi lè tutù láti lè tún ṣiṣẹ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀.

Ìgbà ọmọdé mi tí mo ránti jù ní ìgbà kan ní kékeré tí bàbá mi nà mí nítorí pé wọ́n rò pé mo lọ jí mílìkì lá. Nígbà náà, wọ́n sì ṣẹ̀ṣẹ̀ bí àbúrò tó jẹ́ àbíkẹ́yìn wa ni. Mo sì lọ sí yàrá màámi, mo rí powder tí wọ́n ń kùn fún ọmọ nílẹ̀nlẹ̀ tó gbọ̀n sílẹ̀. Mo sì mú, mo fi pa ojú, ṣe ló bọ́ sí dède bí ẹnu mi. Bàbá mi bá rò pé mo lọ jí mílìkì ọmọ ńlá ni. Wọ́n nà mí láàárọ̀ ọjọ́ yẹn, kò sí ǹkan t'wọ́n fi gbà mí gbọ́. Wọ́n nà mí, ó sì dùn mí lọ́pọ̀lọpọ̀ nítorí pé, à! Wọn kò gbà mí gbọ́ pẹ̀lú ǹkan tí mi ò ṣe.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ó jẹ́ káàdì ìdánimọ̀ mi ti ibi iṣẹ́, káàdì ìwà mọ́tò mi, káàdì tí mo fi ń gbowó tó jẹ́ ti báǹkì leyì ilé ìfowópamọ́sí, káàdì tí mo fi ń gba owó lẹ́nu ẹ̀rọ àti, ẹ́, fọ́tò mi kékeré tí màá ń lò tí bá fẹ́, tí bá fẹ́ fílì fọ́ọ̀mù níbi kan. Àwọn nǹkan tó wà nínú àpò owó mi nìyẹn àti àwọn owó pẹpẹ́pẹ́ tí mo bá fẹ́ fi ṣe nǹkan lọ́nà tí ó pọ̀jù bí i, ẹ́, ọgọ́rùn-ún náírà, ẹ́, igba náírà àti, ẹ́, ẹgbẹ̀rún kan, ẹgbẹ̀rún kan náírà ni mo máa ń fi sínú ibẹ̀ torí àwọn nǹkan pẹpẹ́pẹ́ tí mo bá fẹ́ ṣe.

Rárá o, mi ò kí ń ṣe yoga, mi kì í ṣe rárá, mi ti èṣe rí, bẹ́ẹ̀ mi sì mọ bó ti ń ṣe, ṣùgbọ́n nǹkan tó wù mí púpọ̀ láti mọ̀ ni, sugbon mi mọ̀ boya woń wá tó máa ń kọ́ni àbí ibi tí wọ́n ti máa ń ṣe, ó wà ní àyíká mi níbi tí mò ń gbé nílùú Ìbàdàn, ṣùgbọ́n nǹkan tó wù mí lọ́kàn láti kọ́ni àbí láti máa ṣe torí mo gbọ́ wípé ó máa ń mú ọkàn balẹ̀, ó máa ń mú kí yàn lè ronú dáadáa, ó sì máa ń, ó sì máa ń mú kí ara kó ya gágí gádí torí yàn máa ní ìfọ̀kànbalẹ̀ ẹmi àti ìfọ̀kànbalẹ̀ ọkàn nígbà tí yàn bá ń ṣe yoga.

Rárá, mi ò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mi ò tiẹ̀ lérò pé mo ti è mọ ibi tí ibùdókọ̀ wọn wà nítorí pé kò fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ taratara ní ìlú mi bí ó ṣe ń ṣiṣẹ́ ní òkè òkun. Tí ó bá jẹ́ pé òkè òkun ni mo wà, ó ṣe é ṣe kí n ti gun ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n ní ìlú mi níbí, ọkọ̀ ojú, ọkọ̀ ojú irin ò wọ́pọ̀ púpọ̀. Ó ṣẹ̀ṣẹ̀ ń mú òkè díẹ̀ díẹ̀ bọ̀ ni. Ṣùgbọ́n bóyá láìpẹ́, ó ṣe é ṣe kí n gbìyànjú ẹ̀ wo torí ó ti wà láti ìlú Ìbàdàn lọ sí ìlú Èkó. Àwọn èèyàn sì ròyìn pé ó dára, ó sì yára pẹ̀lú. Máa gbìyànjú re wo ní ọjọ́ kan.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ nípa kọ̀m̀pútà, ìmọ̀ sọft-software kọ̀m̀pútà lóríṣiríṣi mo fẹ́ kọ́ àti àwọn ètò ìmíì lórí kọ̀m̀pútà tí a lè ṣe gẹ́gẹ́ bí i ìlànà iṣẹ́ mi tó jẹ́ ìlànà, ẹ́, ìlànà ohun, ẹ́, ẹ̀rọ accounting tí mò ń ṣe. Mo fẹ́ mọ̀ láti-- mo fẹ́ kọ́ láti mọ data analysis tàbí àwọn ǹkan ìmíì tó fara pẹ́-pẹ́pẹ̀pẹ̀ ní ìmọ̀ kọ̀m̀pútà tí yóò fi ran iṣẹ́ mi nípa ìṣúná owó lọ́wọ́.

Ẹbí mi ò kí ń ṣe àṣà kankan nítorí pé a wá láti ìdílé tó ní bí àṣà kan tí a gbọdọ̀ máa ṣe yálà ní ọdọọdún ni àbí ní oṣooṣù ju wípé ẹ̀sìn tí à ń ṣe ò ní gbajúmọ̀ tí a sì ń ṣe gẹ́gẹ́ bí ó ti tọ́ àti tí ó ṣe yẹ. Ìgbájúmọ̀ Ọlọ́run ni o wọ́pọ̀ nínú ẹbí mi, a kì í ṣe àṣà kankan.

À, àkópò fún ìrìnàjò ó le lọ́pọ̀lọ́pọ̀. Èmi ò tilẹ̀ tilẹ̀ nífẹ̀ẹ́ sí láti ìrìnàjò. Ṣe ló máa ń tí bá ti ń ku bí ọjọ́ kan sí méjì láti rìrìnàjò, ṣe ló máa dàbí pé ara mi kò yá. Bẹ́ẹ̀ ó máa dàbí pé nǹkan náà wúwo ní ọkàn mi bí irin. Tí mo bá wá fẹ́ ṣe àkópò, mo máa ń lọ tí kọ́ni láti lè ṣe àkópò náà. Torí pé àfi tí ìrìnàjò náà bá jẹ́ ǹkan tó ṣe pàtàkì gan tí ò ṣe má lọ, mo ni mo máa ń fi agídi ṣe àkópò. Àkópò náà dẹ̀ máa ń ṣe ní pàjáwìrì ni, nítorí pé ọkàn mi a ti tutù láti bí ọ̀sẹ̀ mélòó sí ìgbà ìrìnàjò náà, màá sì máa ṣe siì bí odò. Ṣùgbọ́n tó bá ti ń kọ ọjọ́ kan sí ọjọ́ méjì ni màá máa sáré múgbàá, sáré mú áwò, tí ó sì máa ń jẹ́ pé mo máa ń padà gbàgbé ǹkan sílẹ̀ ní.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ò dán mọrán gan-an nítorí pé mo jẹ́ ènìyàn kan tí àwọn èèyàn máa ń tètè fẹ́ràn torí pé mo máa ń bá oníkálukú ṣe. Ó lè májẹ̀ẹ́ ní ṣe pé kí a bá ara wa délé, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ láti wà ní ìrẹ́pọ̀ dáadáa pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi. Nítorí náà, olórí iṣẹ́ mi nífẹ̀ẹ́ mi gan-an, èmi náà sì máa ń ṣe nǹkan tó tọ̀ àti nǹkan tó yẹ. Ni àsìkò, mo sì máa ń ṣe tó máa ń múná dóko. Bóyá ìdí ní ìyẹn tó fi nífẹ̀ẹ́ mi tàbí torí pé mo jẹ́ ènìyàn kan tó máa ń rẹ́rìn-ín gan-an tí ó sì máa ń bá ọ̀pọ̀lọpọ̀ ṣeré tí ó sì ti ń fi ṣẹ falẹ̀ rárá.

Òpòlopò nkán ni mo má n ṣe láti táyọ síra àwon alábàsísẹ́pọ̀. Mo ma n gbìyànjú láti ṣe isẹ́ mi dé ojú àmì tí ó sì má n múna dúkò dáadáa tí àwon ọ̀gá mi ní ẹnu isẹ́ tí màá n wo wípé báwóni mo sisé. Èyí de túmọ̀ sí wípé mo ti bá àwon ènìyàn sisẹ́ tó pọ̀ tí mo sì kọ orísìírísìí ọ̀nà láti ṣàwọn nkán kan tí ẹlòmíràn ò mọ̀. Nǹkan àwon nkán ẹmi tí mo sì má n ṣe láti táyọ ni pé mo má n lọ jìnnà sí nkán tí mo mọ̀ àbí nkán tí wọ́n kọ́wa níbi iṣẹ́ láti lè mọ̀ kẹ́ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ láti lè fi ṣiṣẹ́ náà ju bí wọ́n ṣe kọ́wa níbi iṣẹ́ lọ tí ó sì má n mú àṣeyọrí tó ju tí àwọn tó kù wá.

Mo fẹ́ràn ata, mo fẹ́ràn, ẹ́, adìẹ lórí pizza àti, ẹm, suya, suya lórí pizza. Mo fẹ́ràn rẹ̀ gan. Mi ì fẹ́ràn àlùbọ́sà lọ́pọ̀lọpọ̀ àti àwọn ewé ṣùgbọ́n mo fẹ́ràn kí pizza mi ta kó ta gan torí ẹ̀mí tí ò játa, ẹ̀mí yẹpẹrẹ ni.

Fóònù alágbèéká Samsung ni mò ń lò, Samsung A16 ni wọ́n ń pè é. Mò nífẹ̀ẹ́ Samsung gan. Samsung ni mo ti bẹ̀rẹ̀ sí ní lò láti àárọ̀ ọjọ́ tí mo ti ń lo ẹ̀rọ alágbèéká. Mo nífẹ̀ẹ́ Samsung gan torí pé mo ti mọ owó rẹ̀ dáradára, ó sì máa ń ṣe iṣẹ́ tí mo fẹ́ kó ṣe. Bí mo bá fẹ́ pàrọ̀ fóònù tí mo fi kán lẹ̀ àbí tí kán bá jẹ, Samsung náà ni ó padà lọ ra torí pé mo ti mọ ọ̀wọ rẹ̀ gan, mo sì nífẹ̀ẹ́ sí i lọ́pọ̀lọpọ̀.

Ní àṣálẹ́ tí n bá ti dáána oúnjẹ tán tí mo ti fún àwọn ọmọ mi lóúnjẹ tí a ti jeun gẹ́gẹ́ bí i, ẹ́, ẹbí kan. Mo máa n nífẹ̀ẹ́ láti wà pẹ̀lú àwọn ọmọ mi láti wo eré lórí tẹlifíṣàn nínú, ẹ́, pálọ̀ wa. Lẹ́yìn náà, mo nífẹ̀ẹ́ láti ka ìwé ránpẹ́ díẹ̀ kí n tó sùn, torí mo ti sọ pé nínú ọdún yìí mo máa ka ìwé tó pọ̀ gan. Tí mo ba ti ka ìwé díẹ̀, bóyá bí i, ẹ́, péèjì bí i mẹ́rin sí márùn-ún, màá gbàdúrà, màá sì lọ sùn. Àwọn nǹkan tí mo máa n ṣe láṣalẹ kí n tó lọ sorí ibùsùn mi nìyen.

Oríṣìíríṣìí kọ̀m̀pútà ni mo ti lò. Mo ti lò Dell, mo ti lò HP, ṣùgbọ́n lọ́wọ́ lọ́wọ́ báyìí Lenovo ni mò ń lò láti ilu oyinbo ni wọ́n ti bá mi rà. Nítorí pé tuntun ṣí ni mo ṣẹ̀ṣẹ̀ rà, kò tí pè oṣù mẹ́rin àbí márùn-ún ni. Mo nífẹ̀ẹ́ kọ̀m̀pútà náà lọ́pọ̀lọpọ̀ torí ohun gangan ló yẹ kó máa pè é ní ẹ̀rọ ayárabíàṣá. Ó yára gan láti dáhùn sí ìbéèrè tí mo bá ń béèrè lọ́wọ́ kọ̀m̀pútà mi àti ní lílò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti wà ní òru nítorí pé inú mi máa ń dùn pé mo sì máa sun dáradára kí ilẹ̀ tó mọ́ láti gbẹ̀rẹ̀ ogbo lílọ bíbọ̀, iṣẹ́ àti dídáná. Mo nífẹ̀ẹ́ láti wà ní òru torí ara mi máa ń balẹ̀, gbogbo nǹkan sì máa ń tutù mí ní òru náà. Nígbà mìíràn, máa dìde láti gbàdúrà sí Olúwa torí ni nígbà yẹn gbogbo àyíká ati dákẹ́ jẹ́jẹ́, gbogbo nǹkan sì máa ma wọlé pẹ̀sẹ̀ láti lọ. Wọ́n sì ní àsìkò náà ló dára jù lọ láti fi gbàdúrà.

Tí máfẹ́ kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́, mo máa ń gbìyànjú láti wà ní ọkàn dáadáa, mo máa farabalẹ̀, mi ò ní ṣe wádùwádù láti lè ronú dáradára láti lè kojú àwọn ìṣòro àti ìgbésẹ̀ tí màá gbé láti lè rí dájú pé mo kojú ìṣòro òun, mo sì wá ọ̀nà àbáyọ sí i. Tí eeyan ba wà ní ọkàn ìbálẹ̀, tí eeyan sì rí bí ronú dáradára àti kojú ìṣòro níbi iṣẹ́, ó, ó, ó, ó rẹwà gan-an nítorí pé eeyàn arí àwọn nǹkan láti mú wá láti ọpọlọ láti lè fi yanjú ìṣòro náà.

Ní ẹ̀ẹ̀kan kan, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ pẹ̀lú àwọn tí bá, tí mo bá sún mọ́ dára dára níbi iṣẹ́ láti lè lọ jókòó kí a, kí orí wa lè balẹ̀ láti lè ronú àwọn nǹkan mìíràn yàtọ̀ sí ibi iṣẹ́ láti lè papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí àwọn olóyinbo ń pè ní bonding. A máa ń ṣe ìgbéjáde náà boya òpin ọ̀sẹ̀ àbí ọjọ́ Satide ni a máa ń ṣe ìgbéjáde náà láti lè wà papọ̀ sanpèmi tójú iṣẹ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo mà n gba àwọn ímélì àìwúlò tó máa ń bọ́ sí ní tó máa ń bọ́ sí inú bọ́ọ̀sì àìwúlò nítorí pé oníkálukú kan máa ń sẹ́ǹdì nnkan tó, tó wù wọ́n ni. Èyí tí ò bá sí ni wúlò bẹ́ẹ̀, ẹsẹ̀kẹsẹ̀ ni mo máa ti yọ̀ dánù kúrò nínú, nínú ímélì mi kó le jẹ́ kí ààyè wà láti lè gba àwọn nnkan ìmíràn tó ṣe kókó tó ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mo nífẹ̀ẹ́ ago gan-an, ago pẹ̀lú àwọn nǹkan tó jẹ pé bí n bá lowo gan-an mo lè yáwó ra. Mo nífẹ̀ẹ́ ago gan, bó jẹ́ góòlù, bó jẹ́ aláwọ̀ silver, bó sì jẹ́ leather ni. Mo nífẹ̀ẹ́ ago ọwọ́ gan, mo sì máa ń dè. Ó lè jẹ́ rọ́bà. Oní ago tí mo ní ó pọ̀ gan torí ǹkan tí mo nífẹ̀ẹ́ láti máa fowó ra gidi.

Bí mo ṣe máa rí dájú pé ọjà mi dára, mo máa ń yan àwọn oníbàárà mi gidigidi ni láti lè wo àwọn tí ó máa ń ta ọjà tí ó múnádóko tó jẹ́ ògidì ọjà torí pé ó jẹ́ nǹkan tí mo mú lọ́kùkúndùn gan nítorí láti lè rí pé àwọn oníbàárà tèmi náà wọ́n ní ìfọ̀kànbalẹ̀ lórí nǹkan tí wọ́n bá rà lọ́wọ́ mi. Mo máa ń lọ fúnra mi lọ síbi tí mo ti máa ń rajà láti mú ojú mi débẹ̀ láti ríi dájú pé àwọn nǹkan tí mo fẹ́ rà láti tà ó ṣe dáadáa gan tó sì jẹ́ àwọn èyí tí àwọn oníbàárà mi náà máa nífẹ̀ẹ́ sí.

Àwọn èrò tuntun tí mo máa ń mú wá, ó máa ń wá láti pé tí bá ti wà, dá wà, mo máa ń jókòó láti ronú gidi gan. Ni àwọn ìgbà náà mi kì í ro nǹkan, mi kì í ro nǹkan tó yàtọ̀ sí èrò gidi. Máa jókòó, mo lè dijú mi, mo lè dá wà ní àyíká tí ò sí, tí ò sí ariwo rárá. Àwọn èrò tuntun máa ń bọ́ sí mi lọ́kàn tí màá sì máa kọ̀ sílẹ̀ láti lè tún un rà bí ṣe ìwádìí lórí wọn.

Mo máa ń ra ǹkan ní àwọn ilé ìtajà ńlá tó wà ní àdúgbò mi. Nígbà mìíràn, mo máa níìfẹ̀ láti lọ sí àwọn ibi tí wọ́n ti ń ta ní ojú pálí kí ó lè tú owó rẹ̀ lè dínkù sí tàwọn ti àdúgbò. Mo nífẹ̀ẹ́ láti ra ǹkan ní ojú pálí ní ọ̀pọ̀ tí máa lò fún oṣù kan, debi wipé owó náà owó máa yọ sílẹ̀ fún mi níbẹ̀ torí pé àwọn ǹkan wọn máa dínkù nípa ti owó ju kí n rà ní àwọn ilé ìtajà ládúgbò. Mo nílò àti ra, mo nífẹ̀ẹ́ àti ra ǹkan ní àwọn ilé ìtajà bí supermákẹ̀ẹ̀tì nítorí kó máa ń rọrùn fún mi. Máa ríbi gbé mọ́tò mi sí, mà sì ríbi rìn dáradára níbẹ̀ nígbà tí mo bá fẹ́ ra ǹkan. Ṣùgbọ́n ǹkan tó máa ń gbé mi lọ sílé àwọn ìtajà ńlá mìíràn ni pé kí owó lè dínkù.

Ah! Ó ti pẹ́ gan tí mo ti lọ síbi orin. Mí kìí sábà jáde torí pé mi ò ṣe èeyàn tó fẹ́ràn àti jáde. Ó ti pẹ́, ó ti-- mi rò bo ya mo tie lè, mo ti lè lọ rí torí pé kò ti kulẹ̀ wá sí mi lọ́kàn àbí kó jẹ́ ǹkan tó wun mí láti ṣe. Mi ò lọ sílé orin rí rárá láti ìgbà tí mo ti dàgbà.

Mo nífẹ̀ẹ́ kí ojú ọjọ́ kó tutù mini mini tàbí kí tí òjò bá fẹ́ rọ̀ àbí tó ṣẹ̀ṣẹ̀ rọ̀ tán. Àwọn ojú ọjọ́ tí mo fẹ́ràn nìyẹn, tí ara máa tutù, tí kò ní sí oru. Tí ara mi máa dàbí àwọn tí ó wà ní ìlú oyìǹbo. Irú àwọn ojú ọjọ́ tí mo fẹ́ràn nìyẹn. Kí ó dàbí pé òjò fẹ́ rọ̀ kátégùn máa fẹ́, àbí tí òjò bá rọ̀ tán. Kì í ṣe ìgbà tí òjò bá ń rọ̀ o. Ìgbà tí ó bá rọ̀ tán, kátégùn ẹ ti tutù, tàbí tí ọyẹ́ bá n mú. Mo nífẹ̀ẹ́ àwọn àkókò yẹn gan, ju àwọn ìgbà tí òòrùn àbí oru bá mú gan gan.

Ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn ìbọ̀sẹ̀ àbí bàtà tó pẹlẹbẹ torí pé mi ò nífẹ̀ẹ́ nǹkan tó ga jù tí mi ò ní lè gbé, tí mi ò ní lè rìn dára bí ó ṣe wù mí. Mo fẹ́ràn ìbọ̀sẹ̀ tó ké, tó pẹlẹbẹ mọ́lẹ̀ tí màá le rìn ṣámúṣámú àbí àwọn ìbọ̀sẹ̀ tí àwọn tó ń ṣe eré ìdárayá máa ń wọ̀. Mo nílò, mo nífẹ̀ẹ́ ìyẹn gidi gan torí ó máa gbá ẹsẹ̀ mi mú gírí tí màá sì le rìn kọ̀mọ̀kọ̀mọ̀. Àwọn ìbọ̀sẹ̀ méjì tí mo nífẹ̀ẹ́ sí ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan Ìkíni ní orí, lórí fóònù mi. Mo máa ń tan Ìkíni láti lè kí àwọn ènìyàn tàbí láti lè rí pé àwọn ènìyàn wà dáradára. Mi ò kín ṣe nígbà gbogbo ṣùgbọ́n nígbà tí ayé rẹ bá wà, mo máa ń tan láti lè rí dájú pé mo fi ìkíni ránṣẹ́ sí àwọn tó jẹ́ olólùfẹ́ mi, àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́.

Mo máa ń bínú tí n bá wà nínú ọkọ̀. Ìbínú mi sì da le lóri pé àwọn awakọ̀ tó wà lójú pópónà tí wọ́n máa ń wa ìwàkuwa, tí wọ́n ma rò pé wọ́n wa ọkọ̀ àbí àwọn tí ò tilẹ̀ mọ ọkọ̀ wà rara tí wọ́n máa gbé ọkọ̀ s'ójọ́ ọ̀nà láìsí èèyàn lẹ́gbẹ̀ẹ́ wọn láti máa darí wọn. Inú máa ń bí mi tí wọ́n bá kó sẹ́nu ọkọ̀ tí ó máa fẹ́ fa ìjàmbá ọkọ̀ tàbí tí wọ́n bá rìn tí wọ́n jẹ́ ki e ní tó máa rìn tó ń lọ ibi tó ń lọ, tí wọ́n ó kórin títì e. Inú máa ń bí mi ní gidigidi. Àti pé àwọn èémí sì máa ń wà ó máa ń sáré àsá pajúdé lórí pópónà tí ó sì máa ń fa ìjàmbá. Irú àwọn náà bẹ́ẹ̀, inú máa ń bí mi gan tí n bá ń wa ọkọ̀ tí màá ti ẹ̀ wù lẹ́ro pé kò tí ì lè jẹ́ kí wọ́n ti gbé mọ́tò sórí pópónà rara.

A! Rárá o, mi ò fẹ́ràn láti jókòó níbi fèrèsé nínú ọkọ̀ òfurufú torí pé ẹ̀rù máa ń bà mí tí ń bá, máa ń bà mí fún nǹkan tó bá ga jù kí n wà lókèèrè kí ń máa wo ilẹ̀. Mi ò nífẹ̀ẹ́ sí i rárá. Ó máa dàbí pé èémí mi fẹ́ jábọ́lẹ́ láti ẹnu mi ni, mi ò nífẹ̀ẹ́ sí i. Àwọn ìmìíràn nífẹ̀ẹ́ láti jókòó síbẹ̀. Mi on0 mọ ìdí rẹ̀, boya láti lè rí àwọn àwòrán ya àbí láti wo bí nǹkan mèremère ṣe wà láti ojú ọ̀run. Ṣùgbọ́n èmi ò nífẹ̀ẹ́ sí i rárá.

Ẹ̀tì mi dára lọ́pọ̀lọpọ̀, ẹ̀tì mi dára mo sì máa ń gbọ́n nǹkan. Kí yálà kí èèyàn máa sọ nǹkan kẹ́lékélé lẹ́gbẹ̀ẹ́ mi, mo máa ń fi ẹ̀tì kọ, mo sì máa ń gbọ́ kedere. Àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi ti ẹ máa ń fi mi ṣe yẹ̀yẹ́, wipé "elétí-gbáròyé" ni mí, kò sí ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ kí ń jìnnà síbẹ̀, tètì mi bá ṣà ti sọ pé "ibi tórọ̀ yẹn ti wá ni mo fẹ́ kú lọ", mo máa ń gbọ́ nǹkan tí wọ́n bá ń sọ láti ibẹ̀. Síbẹ̀ ẹ̀tì mi dára.

Tí n bá fẹ́ pàrọ̀ ọkàn mi, mo máa ń gbàdúrà sí Ọlọ́run torí òun nìkan lo lo pàrọ̀ ọkàn. Tí o bá fẹ́ pàrọ̀ láti pé àyàn bí ẹni inú tí wọ́n tọrọ ìdáríjì tí ó sì sí ní májàmu pé o lè dáríjì ẹni náà tí wọ́n sì fẹ́ kó pàrọ̀ ọkàn. Èmi, mo máa ń pàrọ̀, ti emi bá ti sọ fún bá Ọlọ́run mi sọ̀rọ̀ pé kí Ọlọ́run rọ̀ mí lọ́kàn. Yálà o, ǹkan tí ẹnikẹ́ni ò bá ṣe fún mi tí bá ti ṣe bẹ́ẹ̀, ọkàn mi máa ń tètè, tètè pàrọ̀ sí nǹkan tí mi ò fẹ́ àbí sí nǹkan tí mo fẹ́

Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ kan pàtàkì ní ìgbésí ayé ẹ̀dá. Mo máa ń nífẹ̀ẹ́ láti jẹ́ kí inú mi dùn gan-an ní ọjọ́ ìbí mi. Mo ti má ń lérò rẹ̀ tipẹ́ mo sì máa ń fẹ́ kí i jẹ́ ọjọ́ tí màá kọ́ fi máa rẹ́rìn-ín, tí inú mi máa dùn, láti tí mo sì máa ronú padà sẹ́yìn gbogbo nǹkan tí Olúwa ti ṣe fún mi. Ṣùgbọ́n mi ò ń ṣe ẹni tí ó nífẹ̀ẹ́ sí láti ṣe àjọyọ̀ pé a ka pe àwọn èrò jọ láti kó wọn lẹ́nu jọ àbí ká dá ẹ́ pàtí sílẹ̀, ṣíṣe sílẹ̀. Mi ò nífẹ̀ẹ́ sí i rárá, ju pẹ́ láàrín ẹbí mi àti èmi, ọkọ mi, ọ̀rẹ́ mi àtàwọn ẹbí mi tó súmọ́ bíi bàbá, ìyá, ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi nìkan. Tí ò bá sí ibẹ̀, èmi àtàwọn ọmọ mi nìkan ti tó mi láti ṣàjọyọ̀ ọjọ́ ìbí mi.

Ṣé máa ń ṣètò ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́? Mo jẹ́ ẹnìkan tó níwà tútù, tí ò kí ń sọ̀rọ̀ tó máa ń dákẹ́ gan, torí náà àwọn ẹlẹgbẹ́ mi wọ́n nífẹ̀ẹ́ sí mi gidi gan, tí wàhálà bí ṣòro kan bá ṣẹlẹ̀, wọ́n máa nífẹ̀ẹ́ láti gbé wá sọ́dọ̀ mi torí pé mo máa ń rí àbájáde kan tàbí èmíìràn fún wọn láti lè yanjú ìṣòro àbí ṣètò ìṣòro tó wà láàárín àwọn ẹlẹgbẹ́ mi, torí pé mo máa ń, ẹ́, jókòó láti ní ẹ̀ro láti lè wo nǹkan ní ọ̀nà tí gbogbo wọn ò fi lérò, so ó máa ń, bẹ́ẹ́, ó máa ń rọrùn fún mi gan láti ṣètò ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi.

Mi ò ní ẹranko ọ̀sìn, mi nífẹṣi rárá torí pé mi ò ṣe ẹni tó nífẹsí ẹranko lọ títí. Èyita àwọn ènìyàn máa ń lọ sí, ẹ, pápá ẹranko láti lọ wo ẹranko kò kí ń ya mi lára rárá láti lọ síbẹ̀. An bẹ́letasi sí i kí n ni ẹran ọ̀sìn nílé, mi ò nifẹ́ kí wọ́n máa yàgbẹ́ kiri àbí pé mo fẹ́ ṣètọ́jú ibi tí wọ́n ń gbé, mi ò nífẹṣi rárá, mi ò lè ṣe, kò sí ní ọkàn mi rárá. Nítorí náà mi ò ní ẹranko ọ̀sìn.

Bẹ́ẹ̀ni, mò máa ń ṣeré ìdánì. Mò máa ń ṣeré ìdánì lọ́pọ̀lọpọ̀ nígbà tí mi ò bá ṣe iṣẹ́ kankan àbí tí mo bá wà ní, tí n bá gba ààyè níbi iṣẹ́. Nínú ààyè mi tí mo ní lọ́dún, mo máa nífẹ̀ẹ́ láti ṣeré ìdánì pẹ̀lú àwọn ọmọ mi àti ọkọ mi. Ó máa ń mú ara mi yá gágá ó sì máa ń mú ọkàn mi balẹ̀

Mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi ní ẹ̀ẹ̀mẹta lójúmọ́. Tí mo bá jí ní àárọ̀, tí bá dé ibi iṣẹ́, bí ìmeèlì mi ni mo máa ń kọ́kọ́ wò láti wo bóyá mo ní ìfìranṣẹ ƙọ̀ọ̀kan nínú bẹ̀ tí ó nílò pàjáwìrì. Mo máa ń wò ó ní àárọ̀. Tó bá ti di bí aago méjìlá sí aago kan, mo máa lọ sí ìmeèlì mi bóyá imi ìfìranṣẹ ìwé kan ti wà níbẹ̀ láti àárọ̀ tí mo ti wọ̀ ẹ́ sí bí aago méjìlá sí aago kan. Tí mo bá sì fẹ́ sùn lálẹ́, mo máa ń ṣàyẹ̀wò ìmeèlì mi kí n tí wò bóyá ẹ̀mí ran wà níbẹ̀ tó nílò pàjáwìrì àbí tó nílò mi kí n tó lọ sí ibùsùn.

Mo fẹ́ràn oṣù December gan, tó jẹ́ oṣù ọ̀pẹ, nítorí pé ayẹyẹ máa ń pọ̀ ní oṣù yẹn gan. Inú àwọn èèyàn dè máa ń dùn, afẹ́fẹ́ sì má ń, ó máa ń fi hàn pé, ẹ, ọdún wà ní nínú pọ̀pọ̀ ṣinṣin àti pé inú àwọn èèyàn má ń dùn. Rírà títà máa ń pọ̀, àwọn nǹkan mèremère tó máa ń múnú èèyàn dùn bí láti lọ wo eré àgbéléwò ní sinimá ó máa ń pọ̀ ní oṣù yìí gan, tó sì máa n han nínú bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe máa ń rí tí àwọn èèyàn máa ń ṣe fífúnni àti gbígbà tó sì máa ń múnú àwọn èèyàn dùn lọ́pọ̀lọpọ̀. Nítorí náà mo nífẹ̀ẹ́ oṣù ọ̀pẹ tó ṣe oṣù December.

Bẹ́ẹ̀ni, mo máa ń ro ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ nítorí, e-e-ẹ nígbà tí mi ò bá fẹ́ ariwo rárá kí ó dà mí láàmú nígbà tí mo bá ṣe àwọn iṣẹ́ kan tàbí nínú nǹkan tí mo ń gbọ́ yẹn tó bá ṣe pàtàkì. Tí mo nílò àwọn nǹkan tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ níbẹ̀, mo nífẹ̀ẹ́ láti lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́. Àbí tí mo bá fẹ́ sùn lálẹ́, mo tí mi tètè rórùn sùn, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ láti gbọ́ orin tó máa sì mú mi kí n lè tètè sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud nítorí pé ó, ó sì kí ọ dáadáa níbẹ̀. Tín bá sì fẹ́ lò ó, o ṣe é tètè wá láti gbá a rí lò. Ó sì máa ń dáàbò bo fáìlì níbẹ̀ dé bi pé ní ọdún kan, ọdún méjì, ọdún mẹ́wàá sí ìsín, tí èèyàn bá nílò rẹ̀, èèyàn kan máa lọ bẹ̀ láti yọ níbi tí èèyàn fi sí lórí cloud ni. Àti pé ó má ń, eh, ó mọ security orí rẹ̀ ó ṣe dáradára ju láti fi pamọ́ sí ibòmíràn lọ.

Báwo ni mo ṣe máa ń kojú ìṣòro níbi iṣẹ́? Mo máa ń kojú ìṣòro níbi iṣẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ẹ́ kí ọkàn mi bá balẹ̀. Mo máa ń kojú ìṣòro dáradára nítorí pé mi ò ṣọlọ́pọ̀ ọ̀rọ̀, mi ò ṣe ẹni tó dákẹ́ gan-an ni mí. Nítorí náà tí ìṣòro bá dé, mo máa ń fara balẹ̀ gan-an láti wo ibi tó ti wá, kí ni mo fẹ́ ṣe sí. Àwọn ìdojúkọ wo ni mo túlé pàdé lọ́nà nígbà tí mo bá ń kojú ìṣòro yẹn àti pé àwọn ọ̀nà àbáyọ wò ni mo le, ni mo le ṣe láti fi lè yanjú ìṣòro náà. Nítorí náà mo máa ń fi ara balẹ̀ láti ronú kí n tó kojú ìṣòro níbi iṣẹ́.

Hmm, ó rọrùn bẹ́ẹ̀ kò sì tún rọrùn. Ó, ó lórí ẹ̀ṣẹ̀ tí mo máa ń tètè dáríji àwọn èèyàn. Mo máa ń tètè dáríji àwọn èèyàn gan, torí pé tí n bá ti tún ri ẹni yẹ̀n, ọkàn mi a ti yọ́ sí ẹni ẹ̀ lẹ́yìn bí ọjọ́ kan, ọjọ́ méjì tí a sì dàbí pé ẹni náà ò ṣe nǹkan fún mi. Ṣùgbọ́n ó lójú àwọn nǹkan mìíràn tí ẹni náà bá ṣe fún mi tó dùn mí gan-an dé akinyemí ara. Ó máa ń, ó máa ń ṣòro láti dáríji ẹni náà, ṣùgbọ́n tí bá jókòó tí mo rò pé olúwa náà kúkú ń dárí, Ọlọ́run kúkú ń dáríji wa, ó bẹ, ó nílò láti dáríji àwọn tí ó bá ṣẹ̀ wá. Tí bá jókòó mo lè má gbàgbé nǹkan tí ẹni náà ṣe fún mi, ṣùgbọ́n oní ọ̀nà kan tàbí omííràn, màá sì wá náà láti dáríji ẹni náà.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ọjà kẹ́yìn. Mi kì í fi bẹ lọ sí ọjà mọ́ nísìyí nítorí ọ̀nà púpọ̀ wà tí àwọn ará ọjà gan fí ń fi nǹkan ránṣẹ́ sí wọn nílé. Mo ti láwọn oníbárà kan tàbí méjì láàrin ọjà tí mo máa pè lórí ẹ̀rọ alágbèéká kí wọ́n bá mi mú nǹkan báyìí, mú nǹkan báyìí. Tí ó bá sì jẹ́ nǹkan tí wọ́n ń tà, màá ní "Ẹ bá mi lọ ra nǹkan báyìí lọ́wọ́ ẹni báyìí", "Ẹ bá mi dìpọ̀", "Kẹ bá mi fi rán", àwọn tó máa ń bá ní gbé ẹrù kan fi ránṣẹ́ sí mi nílé. Nítorí náà, ó ti jẹ́ kó pẹ́ tí mo ti lọ sí ọjà, bẹ́ẹ̀ sì máa ń ra nǹkan nínú ọjà.

Bẹ́ẹ̀ni, mo máa ń rán ra nǹkan gan lórí íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra nǹkan gidigidi gan. Hmm. Bẹ́ẹ̀, àwọn nǹkan tí mo máa ń rà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n pọ̀ ní sì ju nǹkan tí mo máa ń rà ní ọjà ojúkorojú lọ. Àwọn nǹkan tí mò ń tà mo máa ń ra lórí íńtánẹ́ẹ̀tì ni mo sì ti ní oníbàárà níbẹ̀ tí ó máa ń bá mi fi ránṣẹ́ láti ibùdókọ̀ láti ìlú Èkó wá sí Ìbàdàn.

Bẹ́ẹ̀ni, mo màá ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nítorí pé iṣẹ́ ò ṣe é dáṣẹ láti lè fi mú orí wọn yá. Mo máa ń fún wọn lówó àfikún bẹ́ẹ̀ láti lè fi bá mi mójútó iṣẹ́ mi dáradára. Àwọn òṣìṣẹ́ mi máa ń jí ọjà wọ́n sì máa ń ṣiṣẹ́ bàṣubàṣu. Ṣùgbọ́n tí wọ́n bá rí owó àfikún, ó máa ń jẹ́ bí ìwúrí fún wọn láti lè ṣiṣẹ́ kárakára dáadáa láti lè mú iṣẹ́ náà bí iṣẹ́ wọn. Bé àwọn ìmíràn sì wà tí wọ́n bá ṣàfikún fún wọn, wọ́n sì máa ṣe nǹkan tó wà nínú wọn, wọ́n a ṣe ṣe búburú fún iṣẹ́ náà. Ṣùgbọ́n mo máa ń ṣe é láti lè rọ ọkàn àwọn òṣìṣẹ́ mi láti lè ṣiṣẹ́ fún mi dáradára.

Gíga tí mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún ó lé díẹ̀. Mi jé yàn tó ga lọ́pọ̀lọ́pọ̀ torí bàbá mi ò ga, ìyá mi ò sì ga pẹ̀lú lọ́pọ̀lọ́pọ̀. Ṣùgbọ́n mo ga níwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún ó lé ní díẹ̀ bín tí, nìwọ̀n tí mo fi ga, bẹ́ẹ̀ ó sì dára, mi ò bàjẹ́ lọ́mọ.

Mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera torí pé dókítà mi sọ pé kí ń máa jẹẹ́ gan-an. Àwọn oúnjẹ tí ó máa fún ara mi ní, tí ó máa fara mi lókun, tí ó máa mára mi dán, tí ó máa mára mi sá fún àìsàn, tí óó dènà àìsàn fún ara mi bíi ewébẹ̀, bí èso, bí omi lọ́pọ̀lọpọ̀. Mo máa ń jẹ wọ́n gan-an ni.

A ti ra ẹ̀rọ ayárabíàṣá ò ní àkókò. Nígbà tí ẹ̀rọ ayárabíàṣá mi bóyá tí ó bá ti di pé on yi sunkẹ́rẹ́ fà kẹ́rẹ́ tí ò yára rárá tàbí ò yára mọ́, tàbí nígbà tí àwọn àìsàn bá ń ṣẹ́ bí àwọn váírọ̀sì ẹ̀mí bá ti kó wọnú rẹ̀, tàbí bóyá àwọn ó ti pẹ́ tí mo ti rà tí àwọn ẹ̀mí tó jẹ́ tí wọ́n ní àwọn èròjà sófútúwẹ̀ẹ̀mí tó múnádóko ti jáde, mo lè ta èyí tí mò ń lò kí n fi ra tuntun.

Mo fẹ́ràn kóòkì gan an. À, mo fẹ́ràn rẹ̀ gidi. Mo lè má jẹun, tí n bá ti rí kóòkì ó ti tán, tí n bá ti mú, ebi lé máa pa mí rárá, tí ilé ọjọ́ náà máa fi ṣú. Kóòkì jẹ́ ohun mímu tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo ǹkan mímu tí ó wà ní orílẹ̀-èdè wa, ṣùgbọ́n wọ́n gbà wá níyànjú pé kí a máa mu omi lọ́pọ̀lọpọ̀. Nítorí náà, màá fi omi mọ ǹkan mímu tí mo tún fẹ́ràn, nítorí pé òun ló ṣe ara lóore jù ju kóòkì náà lọ, ṣùgbọ́n mo fẹ́ràn kóòkì gidi.

Àwọn ojú òpó ayélujára tí mo wà, mo wà ní Facebook, mo wà ní Twitter, mo wà ní Instagram, mo wà ní TikTok. Nígbà kan mo wà ní Snapchat ṣùgbọ́n mo ti kúrò níbẹ̀ torí lílo rẹ̀ ò ye mi rárá. Mo sì gbìyànjú láti kọ́ láti lè mọ̀ torí àwọn ènìyàn máa ń sọ̀rọ̀ rẹ̀ gan-an. Ṣùgbọ́n mi roju tu lílo rẹ̀ ni mo ṣe yọra mi kúrò nbẹ̀, tí mo yọ kúrò lórí fóònù àgbéká mi. Mo sì wà lórí YouTube pẹ̀lú. Mo máa ń ṣe nnkan lọ́pọ̀lọpọ̀ lórí YouTube láti lè kọ́ àwọn ẹ̀kọ́ nǹkan tí mò ń ṣe ní títa. Nítorí náà àwọn ibi márùn-ún tí mo wà láyé orí ayélujára ni yen.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìrẹsì bí ó bá jẹ́ ìrẹsì funfun tí máa fi ata jẹ tàbí ìrẹsì jọ̀lọ́ọ̀fù. Mo sì nífẹ̀ẹ́ ìrẹsì fẹ̀-fried náà. Èyí tó bá ṣa à ti jẹ́, tó bá ṣa à ti jẹ ìrẹsì ni àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù. Yálà bí wọ́n bá ṣe ṣé, kò, kò ní túmọ̀ rárá. Tó bá ṣe àti jẹ ìrẹsì, mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an.

Àforíjìn jẹ́ nnkan tí ó ṣe pàtàkì tí ẹ̀sìn dé kọ́ wa kí a má ṣe ní ọ̀pọ̀ ìgbà. Mo má ṣe tọrọ àforíjìn àwọn tí mo bá ṣẹ̀ tó jẹ́ àwọn èèyàn alára bí tèmi, mo máa pè wọ́n. Mo, mo ò nífẹ̀ẹ́ láti pè èèyàn. Mo, mo, mo ṣetan láti tẹ ìwé ìfiránsẹ́ sí wọn yálà lórí SMS ni tàbí lórí WhatsApp láti tọrọ àforíjìn lọ́wọ́ wọ́n kí ọkàn tèmi gan lé fuye pẹ̀lú àti láti lè yanjú àṣìṣe tí mo ṣe sí sákání wọn. Nípa ti Ọlọ́run tí n bá tí ń gbàdúrà ní gbogbo ìgbà ni wọ́n ń tọrọ àforíjìn fún ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀.

Omi ti mo máa ń mu lójoojúmọ́ ó tó lítà, lítà márùn-ún torí mo máa ń mu omi gan-an lórí oúnjẹ. Mo lè mu lítà kan àti àbọ̀ lórí oúnjẹ àárọ̀, lórí oúnjẹ ọ̀sán, lórí, lórí oúnjẹ alẹ́ tó sì tí ìyẹn ti ń lọ bi lítà mẹ́rin àti àbọ̀. Mo sì máa ń mu omi àwọn ìmírìn láàárín méjì ránpẹ́ránpẹ́ yàtọ̀ sí ìgbà tí mo bá jẹun. Bẹ́ẹ̀, ohun omi tí máa ń mu lójoojúmọ́ á tó lítà márùn-ún sí mẹ́fà tí ó bá jù bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ni ọdún bí mẹ́wàá sẹ́yìn, mo rìnrìn àjò lọ sí ìlú kan tó jìnnà sí ìlú tí mo ti ń gbé láti ìgbà tán ti bí mi. Mi ò nífẹ̀ẹ́ àti rìnrìn àjò torí pé ó máa ń dẹ́rùbà mi ni tí mo bá fẹ́ kúrò ní ibìkan lọ sí ibòmíràn tó bá ti jìnnà. Nítorí náà, ó wọ́pọ̀ kí n tó rìnrìn àjò lọ sí ìlú mìíràn ṣùgbọ́n mo ṣẹlẹ̀yi bi ọdún mẹ́wàá sẹ́yìn tí mo sì nífẹ̀ẹ́ sí níwọ̀nba.

Mo kẹ́yìn fọ̀ ní bí ọ̀sẹ̀ tó kọjá nítorí pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń fọ̀. Mo máa ń fọ aṣọ, fa aṣọ àwọn ọmọ mi, fa aṣọ mi tí mo lò ní àárín ọ̀sẹ̀ àti tún ilé ṣe. Kò sí ǹkan tí mo le dàjọ́ fún ọ̀sẹ̀ bi méjì sí mẹ́ta torí pé gbogbo inú ilé máa máa rùn ní àti pé aṣọ máa máa, máa máa pọ̀ sí tí ó sì máa nira fún mi láti fọ̀ nígbà tí mo bá ń fọ̀. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ nítorí náà ọ̀sẹ̀ tí ó kọjá ni mo fọ aṣọ kẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Wákàtí bi mẹ́jọ sí mẹ́sàn án ni máa ń fi ń ṣiṣẹ́ lójúmọ́ tí ń ba ní àfikún iṣẹ́ dẹ́ẹ̀sì yẹn. Ti ba ní àfikún iṣẹ́, mo máa ń ṣiṣẹ́ ju bẹ́ẹ̀ lọ. Mo máa ń ṣiṣẹ́ gan an, bẹ́ẹ̀ wọ́n sì máa ń san owó mi dáradára. Owó tí ó, tí ó wúlò fún iyè wákàtí tí mo fi ṣiṣẹ́, òun ni wọ́n máa ń san fún mi níbi iṣẹ́ mi. Nítorí náà mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Mo máa ń lọ sílé ìjọsìn ní ọjọ́ Ẹtì tí n bá fẹ́ kírun jímọ̀. Àwọn ijọ́ kan tí mo máa ń lọ sí ilé ìjọsìn nìyẹn kì dẹ̀ kí ń ṣe nígbà gbogbo, ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni, ṣùgbọ́n ó wù mí láti máa lọ ní gbogbo ìgbà, mo sì ń gbìyànjú àti ṣe é, torí náà, kí Olúwa kí ó ràn mí lọ́wọ́

Ojú mi dára púpọ̀, ó rẹwà lọ́pọ̀lọpọ̀, àwọn ènìyàn sì máa ń sọ fún mi bẹ́ẹ̀. Wọ́n ní mo ní ojú bí ọmọdé, tí wọ́n sì mọ̀ pé mo ti dàgbà. Ṣùgbọ́n ojú mi rẹwà lọ́pọ̀lọpọ̀, mi sì nílò òṣàrá lóge púpọ̀. Mi ò kí ń fi ìpara sí ojú, mi kì í fi para, láti ìgbà tí mo ti wà ní kékeré ni. Ìbímọ síbẹ̀, ojú mi dára gan, ó sì rẹwà lọ́pọ̀lọpọ̀.

Ara o, èmi ò kín lọ ìdáàbòbò òòrùn, sara mi. Mi kìí ń lo èròjà ara púpọ̀, mi tì ẹ kín ló rárà ni. Ìpara lásán mi ò kín ń lò, o máa ń mú oru mú mi. Bẹ́ẹ̀ tí n bá sí lọ nígbà mìíràn, àwọn ẹ̀mí máa ń fún mi ní àwọn kùdìẹ̀kùdìẹ lára. Àti ìgbà tó ti pẹ́ ni mo ti, ni mo ti dẹ́kun àti máa lo nǹkan kíǹkan tó jẹ́ ìsara lóge. Mi kì í lò ìdáàbòbò òòrùn rárá torí pé òòrùn kìí ṣe mí ní ìjàmbá. Tí o bá ti wọlé láti ibi òòrùn, tí n bá ti bọ́ sí balùwẹ̀ tí mo ti wẹ̀, tara mi ti, tara mi ti mọ́ tónítóní, gbogbo nǹkan máa padà bọ̀ sípò.

Bẹ́ẹ̀ni o, mo ní ètò láti fi ṣẹ́ mi sí ìlú mìíràn, mo nífẹ̀ẹ́ láti lọ sí ìlú Abẹ́òkúta láti lọ máa gbé àti ṣiṣẹ́. Ìlú náà mo, mo lérò pé ó máa bá mi lára mu gan, torí pé mo jẹ́ ẹni tí ó kì í jáde, tí mi ò like, tí mi nífẹ̀ẹ́ sí wọ̀lùkọlù àbí kí ìlú kan kí ó máa ṣe woru woru bí ìlú Ìbàdàn. Torí ẹ́ ni mo ṣe fẹ́ lọ sí ìlú Abẹ́òkúta. Ó jọ lójú mi pé ìlú náà jẹ́ ìlú tí ìsinmi wà, tí emi náà sì fẹ́ fún ọkàn mi ní ìsinmi, kí n ṣiṣẹ́, kí n wọlé mi, kí n sì dárayá pẹ̀lú àwọn ẹbí mi. Òun ni mo fẹ́, ni mo ṣe ń lérò àti fi ṣẹ́ mi sí ìlú mìíràn.

Mo fẹ́ràn àwọ̀ olómi búlúù, mo nífẹ̀ẹ́ sí i lọ́pọ̀lọpọ̀. Gbogbo nǹkan mi tí mo bá rà mo nífẹ̀ẹ́ láti jẹ́ kó jẹ́ aláwọ̀ búlúù nítorí pé ó máa ń tutù bí mo ṣe nífẹ̀ẹ́ sí pé kí gbogbo nǹkan tutù. Mini mini mi ò kí ń ṣa láriwo. Bẹ́ẹ̀ni aláwọ̀ búlúù náà ó máa ń jẹ́ pé nǹkan tí ó pariwo ni.

Mo nífẹ̀ẹ́ láti gbọ́ orin tí ń bá wà nínú ọkọ̀. Orin kí orin yálà ti olóyìnbó ni àbí ti Yorùbá tàbí ti èdè Faransé. Mo nífẹ̀ẹ́ síi láti gbọ́ lọ́pọ̀lọpọ̀ tí orin náà bá ti ní ìtumọ̀ tí ó sì ní ìkọ́kukọ́ nínú. Kó jẹ́ orin Mùsùlùmí, orin Krìstẹ́nì, orin hip hopu, kòṣórín tí mi ò kí ń gbọ́ tí ń bá wà nínú ọkọ̀ tó bá ṣàa ti fún mi ní ǹkan tí mo fẹ́ gbọ́ tí ó lè mú orí mi tutù, tí ó lè múnú mi dùn tí ó sì mára mi ya gaga.

Mo máa ń ṣètò àwọn ímeèlì mi ní ìpele ìpele tó lè bá rọrùn fún mi láti wá tí bá ń wá wọn. Mo máa ń ṣe àwọn nǹkan tí mo nílò lójoojúmọ́, àwọn nǹkan tó yẹ pé bí ọ̀sọ̀ọ̀sẹ̀ ló yẹ kí n lo wọ́n, àwọn tí ó ṣe pàtàkì gan-an máa wà níbí kan, àwọn tí ó wà tó ṣe pàtàkì tí ó tẹ̀lé máa wà níbí kan, àwọn tó wá láti ẹni tó fi ìwé ránṣẹ́ sí mi. Mo lé àwọn orúkọ kan tó yẹ wípé ojoojúmọ́ ni wón máa ń fi ìwé ránṣẹ́ sí mi lórí ímeèlì mi. Mo ti ní ààyè ọ̀tọ̀ fún wọn dé bí wipe má lè máa wò pé àwọn ilé yìí kò sí pé wọ́n máa fi ìwé ránṣẹ́ sí mi nínú ímeèlì mi lójoojúmọ́. Mo máa ṣe gbogbo wọn ní ìpele ìpele so that á lè rọrùn láti wá wọn nígbà tí n bá nílò wọn.

Rárá, mi ò ní àgbàlá òjò torí mi ò mọ̀ itúnmọ̀ nǹkan tí a fẹ́ fi ṣe. Mi ò ní rárá, mi ò sì lérò wípé mo fẹ́ ní. Ṣùgbọ́n tí ó bá di ìwúlò rẹ̀ bá wá lẹ́yìn wa ọ́la, bóyá mo lè ṣètò rẹ̀, ṣùgbọ́n mi mọ̀ nǹkan tí ó wúlò fún un torí, torí náà mi ò tí è ṣe ni mu ní ìbádà láti ní àbí láti mọ̀ nnkan tó jẹ.

Èdè tí mo fẹ́ kọ́ jẹ́ èdè Faransé. Mo sì ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí í kọ́ bí ọdún kan sẹ́yìn. Mo nífẹ̀ẹ́ èdè náà lọ́pọ̀lọpọ̀. Boya àwọn tí o gbọ́ èdè náà ṣe máa ń sọ, tí wọ́n gbọ́ dáadáa, tí wọ́n ṣe máa ń sọ, mo nífẹ̀ẹ́ rẹ̀ gan. Ó dùn láti gbọ́ létí, ó sì dùn sọ lẹ́nu pẹ̀lú. Mo ti bẹ̀rẹ̀ sí í kọ́, mo sì wà ní ìpele tí ó ti mo lè sọ dé ibì kan tí mo sì lè kà dáradára. Tí ó bá ń sọ, mo gbọ́ mo sì mọ̀ itumọ̀, ṣùgbọ́n mo sì fẹ́ kọ́ títẹ̀síwájú láti lè sọ bí àwọn tó ní èdè.

Mi ò ní nọ́mbà orílẹ̀, mi ò ní rárá nítorí pé mi ò ní ìlòwu fún báyìí ṣùgbọ́n bóyá tí n bá nílò fún lẹ́yìn ọ̀la, mo máa padà lọ gbà àbí kí n wá bí mo ṣe máa gbà ṣùgbọ́n ní ọwọ́ tí mo wà yìí mi kò ní ṣùgbọ́n màá ṣètò àti wá láti rí.

Àwọn oníbàárà mi ṣe pàtàkì fún mi gan, wọ́n ṣe pàtàkì sí ibi, sí iṣẹ́ mi, wọ́n ṣe pàtàkì fún òwò mi. Nítorí náà, mo máa ń gbọ́ ìró wọn dáradára, mo sì máa ń fẹ́ láti, láti rí pé mò ń gbọ́ láti ọ̀dọ̀ wọn lóòrèkóòrè láti lè mọ bí iṣẹ́ tí wọ́n náà ṣe ń lọ. Bí mo ṣe máa ń gbúròó wọn orí fóònù alágbèéká, náà ni mo ti máa ń pé wọ́n. Màá n pè wọ́n lóòrèkóòrè, mo sì máa ń fi ìrànṣẹ́ sí wọn lórí WhatsApp nígbà tí ààyè bá wà. Mo máa ń kí wọn ní àwọn ìkí bóyá ọdún wà níta tàbí àwọn ǹkan mèremère èmi tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀ èdè. Màá fi ìrànṣẹ́ sí wọn láti kí wọn bí i Kérésì, bí i ọdún titun. Bí èyí t'ó bá jẹ́ Mùsùlùmí n'nù wọn, màá pè wọ́n àbí kín fi iránṣẹ́ sí wọn nígbà ìtúnu àwẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ gbàwẹ̀ àbí nígbà tí wọ́n bá fẹ́ ṣe ọdún ilẹ́yá. Mo máa ń pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dáradára.

Ah! Àti jí lówuro, ó máa ń nira fún mi nígbà mìíràn, ṣùgbọ́n mo máa ń lo ago tí ó máa ń pariwo "alarm clock" mo máa ń lò láti fi jí torí ó máa ń nira fún mi láti jí òwúrọ̀ nígbà mìíràn, nítorí pé ó máa ń rẹra. Tí bá sì jí, mo máa ń kọ́ kọ́kọ́, mo máa ń kọ́kọ́ lajú lórí ibùsùn láti ríi pé ara mi lélẹ̀ dáadáa kí n tó fẹsẹ̀ lélẹ̀

Ẹ̀ẹ̀kan lémi máa ń fọyín lójúmọ́ ní àárọ̀ kùtùkùtù tí n bá, kí n tó wẹ̀. Ṣùgbọ́n àwọn dókítà eyín wọ́n ní ká máa fọ eyín lẹ́ẹ̀mejì ní ojúmọ́, ní àárọ̀ àti àṣálẹ́. Àwọn mìíràn tíẹ̀ ti sọ wípé tí a bá jẹun tán kí a fomi ṣan ẹnu tàbí tí o bá wà nílé o le fọ eyín. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan lójúmọ́ lẹ́mi máa ń fọ eyín bón ṣe ti fi kó wa látigbà èwe. Ṣùgbọ́n màá gbìyànjú kí, ẹ, eyín mi kó le múná dọ́ko dáadáa kó sì le gba, ẹ, àlàáfíà, màá gbìyànjú láti máa fọọ lẹ́ẹ̀mejì lójúmọ́.

Mo fẹ́ràn, àkókò ọdún, eeh, Kérésìmesì tí ṣe oṣù Ọpẹ. Nígbà náà, o, gbogbo aráayé máa ń, máa ń dunnú, wọ́n máa ń ṣe àjọyọ̀, wọ́n máa ń fúnni, bẹ́ẹ̀ ni èèyàn máa ń rí gbà. Àkókò ọdún náà ó máa ń jẹ́ kí inú èèyàn dùn lọ́pọ̀lọpọ̀. Gbogbo àyíká gan-an láìsí nǹkan tó lọ, àṣ-- àyíká ìdùnnú, àyíká ẹ̀rín ló máa ń yèyàn ká ní gbogbo ìgbà náà. Nítorí náà mo láì-- mo nífẹ̀ẹ́ sí àkókò ọdún Kérésìmesì tí ń ṣe oṣù Ọpẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, tí n bá fẹ́ ṣèpolówó ọjà mi lórí Íńtánẹ́ẹ̀tì, kí ohun mi lè já gere ge, kí ó sì lè jáde dáadáa fún àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ kí wọ́n lè gbọ́ mi. Mo máa ń lò ó tí n bá fẹ́ yà máwòmáwó ran tí mo fẹ́ fi sí orí ayélujára láti lè fi polówó ọjà àti iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ ibi tí a ti ń yà àwòrán, ṣùgbọ́n mi kì í lọ síbẹ̀. Máa yà àwòrán mi lórí ẹ̀rọ alágbèéká mi nítorí pé kò nílò, ẹ́hn, owó púpọ̀ ju kí n yà, kí n lè fi, ẹ́, àwòrán náà sórí amó, sórí ẹ̀rọ ayélujára àbí lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n, tí n bá lọ sí ibi ayàwòrán, wọ́n á gbowó ilẹ̀ lọ́wọ́ mi, àwọn ayàwòrán náà sì gbowó, tí ó sì máa, tí owó náà sì máa ga ju ara lọ láti fi lè ṣe ìpolówó ọjà.

Nígbà tí n bá gbé ọkọ̀ jáde, mo máa ń gbiyanju àti tètè jáde síwájú àkókò tí mò ń lọ síbi tí mò ń lọ. Nítorí a ti lè kojú ìdena ọkọ̀ tí màá ti tètè dé bí tí mo ti fẹ́ lọ wọkọ̀ tàbí ibùdó ọkọ̀ kí ó ti ẹ julẹ pé mi tètè rọkọ̀. Mi ò ní kánjú, kò sì ní jẹ́ ìṣòro fún mi wí pé màá máa kánjú pé ibi tí mò ń lọ, àkókò tí fẹ́ tó. Bí mo ṣe máa ń kojú ìdena ọkọ̀ ni pé màá ti, màá ti fi ààyè bí ọgbọ̀n ṣẹ́jú sí wákàtí kan sílẹ̀ síwájú ago tí mò ń lọ síbi tí mò ń lọ láti lè jẹ́ wípé ìdena ọkọ̀ ó dá mi dúró rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè e. Nígbà tí, ẹ, ọ̀rọ̀ bá wà tí mo fẹ́ sọ, mo má ń, mo máa ń gbadua àpòpọ̀ láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ìgbésókè. Ó máa ń ṣe pàtàkì láti ṣe léyìí láti jẹ́ kí ohun náà kò já sókè kí ó lè ṣe é gbọ́ fún àwọn tó bá ń gbọ́ o.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn, torí pé wọ́n máa ń mú mi lára dá, ìyẹn ó sì máa ń jẹ́ oríṣiríṣi, kò ní jẹ́ ètò kan nìyẹn mo máa rí wò. Mo máa ń wò ó dáradára ní àṣálẹ, mo sì máa ń wò ó ní, à ẹ́, òpin ọ̀sẹ̀ tí ó sì máa ń jẹ́ kí ń rí ẹ̀kọ́ kan tàbí méjì ko. Àwọn mìíràn tí bọ́ sórí YouTube ní ìsìn, tí mo sì máa ń gbádùn àwọn ètò náà gidi gan.

Rárá mi ò mọ̀ bí a ti ń wẹ̀. Mo fẹ́ kọ, mo sì wù mí láti mọ̀ ọ́n dáradára nítorí pé ó jẹ́ ẹ̀ kan nínú àwọn eré ìdárayá tí mo fẹ́ kọ́ gan, tí wọ́n sì sọ wípé ẹni tí ó bá ní ọ̀pọ̀ ara ó dára fún wọn láti lè jọn. Mo fẹ́ kọ bí wọ́n ti ń wẹ̀ torí pé ó tún jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn omi ṣùgbọ́n kì í ṣe omi àpọ̀jù o.

Mi ò lọ sí ìṣẹ́gun ọdẹrí, mi ò mọ̀ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀, mi ò sì nífẹ̀ẹ́ síi láti mọ̀ àbí láti lọ síbẹ̀ torí kí ń ṣe ìlànà iṣẹ́ tí mò ń ṣe. Mi ò mọ ìwúlò rẹ̀, bóyá tí n bá mọ ìwúlò rẹ̀ àbí tí n bá rí ẹni sọ nípa rẹ̀ fún mi, ó ṣe é ṣe kó wù mí lórí láti lọ. Ṣùgbọ́n nísinsìnyí mi ò mọ̀, mi ò lọ rí, mi ò sì lérò pé ó wù mí láti lọ.

Mo fẹ́ràn ẹgbẹ́ Super Eagles orílẹ̀-èdè wa Nigeria. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa ni tí wọ́n ń, tí wọ́n ń gbá bọ́ọ̀lù fún under twenty-three ní ìlúu wa Nàìjíríà. Wọ́n máa ń gbá bọ́ọ̀lù dáradára. Àwọn ọ̀pọ̀ nínú àwọn olùgbá bọ́ọ̀lù yìí jẹ́ àwọn tí ó ń gbá bọ́ọ̀lù fún àwọn, àwọn, àwọn ẹgbẹ́ mìíràn ní ìta Nàìjírí tí ń ìlú èyíǹbo tí wọ́n ń gbá fún àwọn ẹgbẹ́ tó tóbi tí ó sì dára gan tí wọ́n sì ń sanwó ńlá fún wọn. Ẹgbẹ́ Super Eagles yìí jẹ́ ẹgbẹ́ kan tí wọ́n fi gbogbo agbára wọn sí láti sin orílẹ̀-èdè wọ́n Nàìjíríà tí nígbàkígbà tí wọ́n bá ní láti kojú àwọn ẹlẹgbẹ́ wọn, wọ́n máa ń ṣe dáradára. Ìdí tí mo ṣe fẹ́ràn wọn ni.

À, ọ̀sẹ̀ tó kọjá ni mo, ló kẹ́yìn tí mo ṣe ìgbékalẹ̀ iṣẹ́. Ǹkan tí màá ń ṣe lóòrèkóòrè ni láti lè mọ iṣẹ́ tí ó kún àṣìṣe tí ó yẹ níbi iṣẹ́ mi. Mo máa ń ṣe ìgbékalẹ̀ iṣẹ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ láti mu mọ ǹkan tí a máa ṣe nínú ọ̀sẹ̀ tí a fẹ́ mú. A máa ń ṣe elẹ́yì níbi, ọjọ́ Sátidé àbí ọjọ́ ẹtì ká tó kúrò níbi iṣẹ́ láti mọ ipa tí a fẹ́ kó nínú ọ̀sẹ̀ tuntun tí a máa mú. Kò ní dàbí ẹni pé a mọ ǹkan tí a fẹ́ ṣe. Èyí máa ń jẹ́ kí a gbèro kí a sì ṣètò láti fún iṣẹ́ tí a fẹ́ ṣe. Nítorí náà iṣẹ́ náà a lè rọrùn, a lè lọ ní ìrọwọ́ rọ̀sẹ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó síbi fèrèsé ọkọ̀ nítorí atẹ́gùn papajulọ nígbà tí kò bá sí ẹ̀rọ amúnútutù nínú ọkọ̀ náà àbí tí oru bá ti pọ̀jù. Mo fẹ́ràn láti mú fèrèsé ojú ọkọ̀ wá sílẹ̀ kí n jókòó sẹ́gbẹ̀ẹ̀rẹ̀ kí n sì le rí nǹkan tí ó ń lọ ní ẹ̀gbẹ́ mi. Mo máa ń fẹ́ràn láti jókòó síbẹ̀ torí màá rí bí fara tí ilẹ̀kùn ọkọ̀ lẹ́yìn ìgbà tí a bá tì í, torí náà mo fẹ́ràn láti jókòó síbi fèrèsé ọkọ̀

Ìgbádùn mi ni pé kí n wà nílé, kí n rí television máa wo, àbí kí n rí fóònù mi láti má wo ohun mèremère, kí n wà pẹ̀lú àwọn ẹbí mi, kí a jọ má dọ́wẹ̀kẹ̀, ka jọ má rẹ́rìn, kí a sì má gbádùn ara wa, kí n ríbí fẹ̀hìntì náṣẹ àbí gbatẹ́gùn tútù nínú ọgbà ilé mi. Àwọn nǹkan tí èmi kà kún ìgbádùn nìyẹn. Mi ní lo a, mi i nífẹ́ àti jáde lọ síta láti lọ gbafẹ́ àbí láti lọ sílé eré àbí láti lọ ṣe ìdárayá níta. Mo nílẹ̀ fẹ́ láti wà pẹ̀lú ẹbí mi nínú ilé mi. Mo lè ṣedárayá nínú ọgbà mi torí pé ọgbà mi fẹ̀, ó sì láwọn nǹkan ìdárayá tí mo lè lò.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe àtúnlo nǹkan dáradára torí pé àwọn ìjọba wa gán polongo ká máa ṣe àtúnlo nǹkan kí a má máa sọ nǹkan nù. Ǹkan tí a bá lò, ta rò pé, ta rí pé nǹkan ìwúlò rẹ̀ ti parí níbẹ̀ yín, ó sì le wúlò fún nǹkan mìíràn láti ṣe nǹkan mìíràn tó sì máa wúlò ní ọjọ́ iwájú. Nítorí ìpá bẹ́ẹ̀, mo fẹ́ràn láti ṣe àtúnlo nǹkan nínú ilé mi àti ní àyíká mi.

Ènìyàn tútù ni mí, bẹ́ẹ̀ mi sì máa ń fi ọ̀rọ̀ tútù bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Torí rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ mi, wọ́n sì máa ń padà wá sí ọ̀dọ̀ mi ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ wọ́n sì tún máa ń bá wọn mú-- bá mi mú àwọn oníbàárà mìíràn wá. Nítorí mo jẹ́ oníwà tútù, mo sì máa ń fi ìwà tútù bá wọn sọ̀rọ̀. Mo máa ń ṣe àpọ́nlé àwọn oníbàárà mi gan, torí láìsí wọn iṣẹ́ tí mò ń ṣe kò ní, kò ní, ẹ́, kò ní ìtumọ̀ kankan. Torí náà mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé, mo sì máa ń ṣe wọ́n gẹ́gẹ́. Gbogbo nǹkan tí wọ́n bá dè ẹ́ sọ, tí ó jẹ́ bí, ẹ́, ìdènà àbí ìṣòro nípa bí, nípa bí bá mi rà nǹkan, mo máa ń ṣe àtúnṣe síi ní ẹsẹkẹsẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Mo nífẹ̀ẹ́ rẹ̀ láti ṣe ìpè fídíò pẹ̀ láwọn egbọ́n mi àti àbúrò mi tí a jọ sí níbí kan náà, kí a lè rọ́jú ara wa, kí a lè mọ̀ pé oníkálùúkù wà láàlá àfíà àtàwọn àti ọkọ wọn àti ìyàwó wọn àti àwọn ọmọ. A jọ sọ̀rọ̀, a jọ kọrin. A máa ń lò tó wákàtí méjì, mẹ́ta nígbà mìíràn lórí ìpè fídíò nítorí pé à ọ̀nà wa jìn síra. Kìí ṣe gbogbo ìgbà ni a máa ń ríra ní ojúkorojú. Bẹ́ẹ̀, tí a bá ṣì tí pè, oníkálùúkù á sọ ìdojúkọ tí ó kọjú láàárín ìgbà tí a fi ríra wa sojú. Lóòótọ́ la máa ń bá ara wa sọ̀rọ̀ lórí ìpè láìṣe ìpè fídíò tí a máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà bí ya ó ṣọ́ọ̀ṣe Ṣùgbọ́n bí ya ẹ̀kan ní, ẹ̀kan ní àárín ọ̀sẹ̀ méjì àbí ẹ̀kan láàárín oṣù kan, a máa ń ṣe ìpè fídíò láti rí ojú ara wa kí a lè mọ̀ pé oníkálùúkù wà ní àlàáfíà. Mi kì í nífẹ̀ẹ́ láti ṣe ìpè fídíò fún àwọn ará àta ju kí a bá ara wa sọ̀rọ̀ lórí àbò, lórí fóònù alágbèéká. Mi kì í fẹ́ràn fídíò fún ẹlòmíràn ju àwọn ẹbí mi lọ.

Àwọn ọ̀rọ̀ aṣínà mi jẹ́ àwọn ọ̀rọ̀ tí mo ti ní ní orí, tí ẹ pé mi kò le gbàgbé. Tí nbá ti fẹ́ lòó{, ó máa ń wá ní àsìkò tí mo bá fẹ́ lò ó. Mi kì í wá tì rárá torí pé mo ti ṣe, mo ti ṣe ààà àlò ilò rẹ fún ní, ní gbogbo ìgbà tí ó sì ti dúró sí orí mi àti sí ọkàn mi. Mi kì í wá tìrárá tí bá fẹ́ lòó. Kò nílò pé mo ṣẹ̀ṣẹ̀ ń ronú sí abí mó ṣẹ̀ lọ nsí ìwé kan láti rántí. Mo máa ń rántí ní ẹsẹ kẹsẹ tí bá fẹ́ lo ọ̀rọ̀ aṣínà mi.

Ó ti pẹ́, èmi ò kulẹ̀ tí ẹ̀ kì ń kó ọ̀rẹ́. Gbogbo àwọn tó wà láyé ká mi wọ́n kéré gan-an ní ọ̀rẹ́. Boya méjì tàbí mẹ́ta. Àwọn méjì mẹ́ta òun, a máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká tàbí ká sọ̀rọ̀ lórí fídíò call. Ìyẹn ló ṣe, Ìyẹn ló wọ́pọ̀ jù nínú bí a ṣe máa ń ríra wa. Ṣùgbọ́n bóyá ìkannú àwọn ọjọ́ yìí, a ṣètò máa pe àwọn mẹ́tẹ̀ta láti lè jọ pàdé kí á tún ríra, kí á jọ ṣeré kí a sì wo ibi tó ní ká lò kù dé ní gbèsè ayé.

Kò sí ìgbà tí mi kì í fàá, ìgbàkígbà tí ó bá wá ni, ṣùgbọ́n ìgbà tí ó bá wá sí ọkàn mi, mo máa ń ṣe, tí ò bá sì wá sí ọkàn mi, ìgbà tí ó bá wá ni màá ṣe fífàá rẹ̀, ṣùgbọ́n nígbà opọ̀ ìgbà, ó máa ń yọ lọ́kàn mi, ó máa ń yọlẹ́ mi mí ti mi kì n rántí rárá.

Ọjọ́ Àìkú ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Mo máa ń gbìyànjú láti ra ọkọ̀, epo ọkọ̀ mi kó kún ní ọjọ́ Àìkú tí miì ní nílò àti máa dúró ṣókíṣókí kiri ní àárín ọ̀sẹ̀ tí n bá ń lọ síbi iṣẹ́ àbí tí n bá ń padà láti ibi iṣẹ́ lọ sí ilé. Nítorí pé àwọn nǹkan yẹn máa ń, ó máa ń gba àkókò nínú àkókò tí ìwọ̀nba tíyàn ní láti fi rìn débi iṣẹ́ àbí padà sí ilé. Tí n bá sì ti dúró ní ọjọ́ Àìkú, mo máa ń dìídì jáde lọ rọ epo sí ọkọ̀ mi ni àbí kí ọkọ mi lọ ṣeé fún mi. Nítorí àti má rí ìdádúró kankan bó ti wù ó kéré mọ ní àárín ọ̀sẹ̀, àti wí pé nígbà mìíràn ẹ kàn máa dédé ri pé wọ́n ní ẹ̀wọ́n epo wà tíyàn ò sì ní répo rà. Ṣùgbọ́n tí n bá ti ràá ṣíwájú ìgbà tí mo nílò rẹ̀, kò ní sí ìyọnu kankan.

Àwọn nǹkan tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi jẹ́ ẹ̀rọ ìkawó, báírò stáǹpù, íǹkì, àwọn nǹkan tí yàn ṣe kó owó sí àti tábìlì ìkawó, kọ̀m̀pútà, píríntà tí a máa ń fi ìwé ránṣẹ́ sí tí ó máa bá wa mú jáde láti inú kọ̀m̀pútà àti awọn nǹkan mìíràn mìíràn bẹ́yẹn tó jẹ́ nǹkan ọ́fíìsì ni àwọn nǹkan tó ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ mi.

Tí iṣẹ́ bá pawọ́pọ̀, tó jẹ́ pé a jọ ṣiṣẹ́ kan, a máa pín owó ní orí òjòrí. Ṣùgbọ́n tó bá pẹ́ iṣẹ́ tí a dá owó sí kí a tó fi rí iṣẹ́ náà ṣe, ìpín tí ó ní ká lù kú múlẹ̀ ní a ti ṣe iṣẹ́ náà. Bẹ́ẹ̀ náà ìpín yẹn ni a máa lò láti fi pín owó tí owó iṣẹ́ náà bá jáde. Tó bá sì jẹ́ pé wọ́n bùn wá ní owó ni a máa pín ní orí òjòrí tí kò ní sì fàjà.

Mo máa ń fọ ṣọ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní ọjọ́ Sátidé tàbí ọjọ́ Àìkú nítorí gbogbo aṣọ tí a bá ti lò láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ a kì í fọ̀ rárá tàbí yálà tí àwọn ọmọ mi ni tàbí ti àwọn tàbí tí ọkọ mi tàbí ti àwọn eh asọ ojú fèrèsé tàbí aṣọ orí ìbùsùn. Ọjọ́ Sátidé àbí ọjọ́ Àìkú ni a máa ń fọ̀ tí a máa sa síta tí a máa lò bí wọ́n bá gbẹ tí a sì máa to tí ó ní ká ló kù padà sí ààyè rẹ̀ láti lè wà fún lílò ní eh ọ̀sẹ̀ tí a fẹ́ mú. Àlá fẹ lo ni àbí à ló níná ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n òpin ọ̀sẹ̀ ni a máa ń fọ aṣọ.

Mo máa ń ṣe ètò iṣẹ́ àkànṣe dáradára. Mo máa ń fi èrò síi, mo sì máa ń ṣe ètò si, nítorí pé iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ tí àwọn olóyinbo n pé ní special. Àwọn iṣẹ́ náà sì gba pé kí èèyàn fi èrò, kí èèyàn sì ṣe ètò dáradára, kí èèyàn tó dáwọ́lé kí àbájáde iṣẹ́ náà kó lè bá ṣe dáadáa. Nítorí náà, mo máa ń ṣe ètò náà láti kíkọ iṣẹ́ náà sílẹ̀, àwọn ìgbésẹ̀ tí mo máa gbé láti rí pé iṣẹ́ náà jẹ ṣíṣe, àwọn nǹkan tí màá nílò fún iṣẹ́ náà àti àwọn, àti ìgbà tí ó máa tó láti ṣe iṣẹ́ náà ó máa wà ní àkọsílẹ̀ tí mo sì máa ma tẹ̀lé ní ṣíṣe n ìtẹ̀lé.

Àwọn nǹkan tí mo máa ń wò nínú òṣìṣẹ́ tuntun ni pé òṣìṣẹ́ tuntun tí mo máa gbà máa jẹ ẹni tí ó múra dáradára, tí ó sì mọ tí mo rí, tí mo ṣe àyẹ̀wò lẹ́nu rẹ̀, tí mo rí pé ó lọ́gbọ́n lórí, ó mọ ìdáhùn ọ̀rọ̀, ó ní ẹni tó jẹ́ ẹni tó ṣe sùúrù, ẹni tí ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, tí ó sì ní ìtẹríba. Nínú ìfọ̀rọ̀wéranilẹ́nuwò ni mo ti máa mọ àwọn nǹkan yìí, tàbí kè tí ń bá rí nínú ìwé ìwé tó fi wa iṣẹ́ wa tí mo rí àkọsílẹ̀ rẹ̀, ó máa ń tọ́ka sí àwọn nǹkan tí ẹni náà lè ṣe, àwọn nǹkan tí mo rí pé ó fi hàn pé ẹni náà ní ọgbọ́n lórí, ó sì jẹ́ ẹni tó ní ìwà tí ó da.

Mo máa ń wọ ohun ọ̀ṣọ́, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mi ki ní ìfẹ́ sí nǹkan tí ó bá ti pọ̀ jù lára ìwọ̀nba yẹtí kékeré àti ẹ̀gbà ọrùn tí ó pọ̀ jù àbí tí ó gùn jù. Mo nífẹ̀ẹ́ olómi-goòlù gan, mo sì máa ń wọ tí ẹ̀gbà ọwọ́ ní ránpẹ́, ó lè máa ju ẹyọ kan ní ọwọ́ méjèèjì, àti pé òrùka ìgbéyàwó mi kì í kúrò ní ọwọ́ mi. Àwọn nǹkan tí mo máa ń wọ̀ ni ohun ọ̀ṣọ́ nìyẹn.

Àkókò pẹ̀lú ẹbí mi ṣe pàtàkì gan. Mo ní, mo nífẹ̀ẹ́ àti máa lọ àkókò pẹ̀lú ẹbí mi. Nígbà tí ń bá sí lẹ́nu iṣẹ́, mo máa wà nílé pẹ̀lú àwọn ẹbí mi. A jọ máa sọ̀rọ̀. Gbogbo oun tí ojú wa rí ní àárín ọ̀sẹ̀ tí àráyè jókòó sọ̀rọ̀, a máa jọ sọ. A máa wà ní, ní ẹ́, sitting room wa. A máa jókòó, máa wo television, a sì máa ma jẹun. A lè ra àwọn nǹkan pàápàá nu ta fi lè máa wo eré, eré àgbéléwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán, a sì, a sì jọ máa máa wò ó. Nígbà mìíràn, a lè jáde láti lọ wo fíìmù ní sinimá ní ẹ̀ẹ̀kan kan sí ìyẹn. Bí i kan lóṣù mẹ́ta àbí kan lóṣù mẹ́fà. Nígbà mìíràn gan, ẹ̀ẹ̀kan lọ́dún kan ni. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ àti lọ àkókò pẹ̀lú ẹbí mi gan. Yala kò má sí nǹkan tí ajo ń ṣe, ká kan jókòó máa wo ra wa lójú báyìí. Ó tẹ́ mi lọ́rùn.

Mo fẹ́ràn láti lọ sí etíkun, ṣùgbọ́n mi ò fẹ́ràn omi tó pọ̀jù. Alágbálúgbu omi ó máa ń dẹ́rù bà mí ni. Mo níìfẹ̀ atẹ́gùn tó wá láti ibẹ̀ àti ìtútù tó wá láti ibẹ̀ àti ìfọ̀kànbalẹ̀ tí èèyàn máa ń rí tí èèyàn bá lọ jókòó sí etíkun. Ṣùgbọ́n mi kò nífẹ̀ẹ́ sí omi tó pọ̀jù lápọ̀jù torí ẹ̀rù máa ń bà mí ni. Torí náà ni mi ṣe kó àti máa wẹ omi. Nítorí náà, mo fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n mo máa jìnnà síbi etí okun yẹn, jìnnà rere síbẹ̀, bóyá lábẹ́ àwọn nǹkan tí wọ́n bá kan síbẹ̀, láwọn ilé oúnjẹ àbí ibi ìjókòó tó wà níbẹ̀, mo lè lọ jókòó sí, ṣùgbọ́n mi ní súnmọ́ etíkun.

Bẹ́ẹ̀ni, à, mo nífẹ̀ẹ́ sí ìsọdọ̀tun ọkàn. Mo ní, mo nífẹ̀ẹ́ sí i gan-an ni, torí ó máa ń jẹ́ kí ọkàn yàn balẹ̀ kì inu eyan dún, kí ọ gbé àwọn nǹkan tó wúwo lọ́kàn kúrò àti àwọn nǹkan tí ó ń jẹ́ kí ọ máa ní itẹ̀síwájú àti àwọn ẹ̀mí kan tí ó máa ń dẹ́rù bani, àti pé tí eyan bá ní ìsọdọ̀tun ọkàn, ó máa ń jẹ́ kí eyan foríji àwọn tí ó ṣẹ́ eni àtàwọn tí ọ, àtàwọn tí eyàn ṣẹ, eyàn máa gbé kúrò lọ́kàn kí eyan ọ lè rí igbé ayé rere gbé. Àwọn ìsọdọ̀tun ọkàn jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí oníkálukú gbọdọ̀ máa múlò. Mo máa ń ṣe é ní òrékọ́ọ̀rẹ́, bí i ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Ní ìparí ọ̀sẹ̀, màá jókòó láti ronú padà sẹ́yìn àwọn nǹkan tí ó wúwo lọ́kàn mi tí màá gbé fífúyẹ́, máa pọ́ jáde. Yálà, ó lè jẹ́ ní jókòó fúnra mi àbí kí n wà nínú àdúrà kí n pọ́ jáde kí ọkàn mi lè fúyẹ́.

Ọjà tuntun máa ń jáde ní ẹ̀kan rin oṣù. Nígbà tí ó bá jáde wọ́n ma ṣe àfihàn rẹ̀ lórí interneti. Ẹni tí ó bá sì nífẹ̀sí yíò wá lọ àbí kí ó ṣe, kí ó, kí ó búkù fún ni orí interneti wípé òun fẹ́. Ẹlò mi ma ti sọpé òun fínú, fínú hàn pé òun fẹ́ kí ó tó jáde rárá. Tí àwọn olóyìnbó ń pè ní pre-order. Nígbà tí ó bá sì jáde, àwọn mìíràn ma lọ rà nígbà tí ó bá jáde. Ṣùgbọ́n ẹ̀kan lóṣù ni ọjà tuntun ma ń jáde.

Rárá o, èmi ò mọ àwọn aládùúgbò mi dáadáa, nítorí pé mi ò kí ń jáde síta. Ṣàṣà lẹ́ni tó mọ̀ pé mò ń gbé ibí. Mi ò kí ń dé jùmọ̀lé, mo máa ń lọ síbi iṣẹ́, mo sì máa ń padà dé ní alẹ́. Torí náà, mi ò kí ń sí níbi tí wọ́n tie ti máa rí mi. Ju pẹ́ boya mo jáde nínú ọgbà mi, mo kí wọn e káàróò, ó dàbọ̀. Àbí mo dé mo rí kankan wọn, ẹ kú ilé o, báwo ni ọjọ́ ń ṣe ri? Mo ti wọ inú ilé mi padà. Mi ò kí ń bọ́ síta láti bá wọn rojọ́ kan, torí tí ènìyàn bá ti fira rẹ̀ lẹ́ jù, ni wọ́n máa fẹ́ mọ gbogbo nǹkan tó ń lo nínú ile èèyàn. Nítorí náà, mo mọ̀ wọ́n ṣùgbọ́n mi ò mọ̀ wọ́n dáadáa.

Àwọn áàpù tí mo máa ń lò pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Mo máa ń lo Celioso app, bẹ́ẹ̀ mo sì máa ń lo, eh, Facebook, mo máa ń lo TikTok dáadáa, mo máa ń lo Twitter, mo máa ń lo Instagram, mo sì máa ń lo, ehm, Duolingo láti lè kọ́ ẹ̀kọ́ Faransé tí mò ń kọ́. Àwọn áppù tí mo máa ń lò o pọ̀ lóríṣiríṣi. Mo máa ń lo Play Store gan láti download àwọn, àwọn nǹkan tí mo bá fẹ́ nílò. Mo sì máa ń lo àwọn bá-- ápp ìfowó pam-- ilé-ìfowópamọ́ mi tí mo bá fẹ́, tí mo bá fẹ́ fi owó ránṣẹ́ sí ẹni kankan bí mo bá fẹ́ ná owó. Àwọn ápp tí mo máa ń lò lóore kóre tí mi le ṣa láìsí ní ojúmọ́ kàn ni ẹ.

Bẹ́ẹ̀ni, wọ́n ti lu etí fún mi láti kékeré, mi ò sì lu èémí mo lẹ́yìn yẹn. Eyì ti àwọn òbí mi ti lù fún mi nígbà tí wọ́n bí mi ni ó wà létí mi. Ìlú tí kan péré ni mo lu. Mi ò sínú àwọn tó nífẹ̀ẹ́ sí láti lu etí bi méjì àbí mẹ́ta tí wọ́n máa ń lu ti lẹ́yìn ìgbà tí wọ́n bá dàgbà. Mò lè Mo lérò pé èrò rà tó wà níbẹ̀ pọ̀ kò sì wù mí rárá. Oníkálukú ló ní nǹkan tó wùn tí ó fi máa ń ṣoge. Èmi ò, lílu etí kò ń ṣe oge fún mi. Eti ẹyọ kan tí mo ní yìí máa fi yeri etí tó rẹwà gan sí tí ó sì máa gbé ẹwà mi jáde. Dípòdípò tí màá fi lọ máa lu tí bi méjì mẹ́ta, ẹlòmí sì ń lu mẹ́jọ pẹ̀lú ṣùgbọ́n kì ń ṣe, kì ń ṣe nǹkan tí ó wù mí rárá.

Rárá o, mi ò ṣọdẹ rí. Mi ò mọ̀ bó ṣe ń ṣe. Wọn kò kọ́ mi. Mi ò sí, mi ò wá láti ìdílé tó ń ṣọdẹ. Nígbà tí mo kéré, ìlú oní ojúùlu ni mo gbé ní ìlú Ibadan, àti kúrò ni àwọn òbí mi ò sí nígbèríko. Tamala ma lọ máa dọdẹ nínú oko. Mi ò ṣọdẹ rí. Mi ò dẹ̀ ní èrò àti iṣẹ́ rárá torí pé mi ò mọ̀ nǹkan tí ó nílò láti ṣe ọdẹ.

Ojoojúmọ́ lọ́jọ́ kan ni mo máa ń ṣe ìpàdé níbi iṣẹ́. Ìpàdé láàárọ̀ kùtùkùtù ní ago méje kọjá, kọjá ọgbọ̀n ìṣẹ́jú la máa ń bẹ̀rẹ̀ ìpàdé níbi iṣẹ́ mi ní ojúmọ́ kan. Nígbà tí a bá ń ṣe ìpàdé, àwọn tí ó bá pẹ́ dé lẹ́yìn ago tí wọ́n pe ìpàdé yóò sanwó ìtánràn àbí kó jẹ́ wipé àwọn ni wọ́n máa darí ìpàdé ní ọjọ́ kejì. Ni gbogbo ìgbà ni a máa ń ṣe ìpàdé. Nígbà mìíràn a tún máa ń ṣe ìpàdé nírọ̀lẹ́ níbi iṣẹ́. Ìpàdé ni olú, olú nǹkan tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi láti kórawọjọ láti lè sọ nǹkan tí iṣẹ́ kan.

Ọjọ́ àbámẹ́ta tí ń je ọjọ Satide, ó ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Ìgbà tí ààyè wà fún mi nìyẹn torí mo máa ń lọ ibi iṣẹ́ láti ọjọ́ Ajé títí dé ọjọ́ ẹtì. Ìjọ àbámẹ́ta àbí Satide ní àárọ̀ kùtùkùtù ni mo máa ń jí ṣé ìmọ́tótó ilé mi. Mo máa gbálẹ̀, mo máa fọṣọ, mo máa tẹ́ ibùsùn wa, mo máa se oúnjẹ, mo máa gbá àyíká àti tún àyíká àti àyídà mi ṣe. Ìjọ Satide ni mo máa ń ṣe gbogbo nǹkan wọ̀nyí, mo sì máa ń tètè jí lọ́pọ̀lọpọ̀ kí n tó parí gbogbo iṣẹ́ yìí. Ó máa ń tó ìrọ̀lẹ́ ní aago mẹ́rin kí n tó jókòó pé mo fẹ́ jẹun, torí tí mo bá tètè jẹun, ó máa rẹ̀ mí, mi kò ní lè ṣe ìlàjì iṣẹ́ náà. Nítorí náà, mo máa ń jí ṣe iṣẹ́ náà ni tí mo bá dẹ̀ parí ni màá fi ìsinmi sí ọwọ́ ìrọ̀lẹ́ tí mo sì máa jẹun.

Mi kì í gba ọwọ́ lọ́wọ́ àwọn, lọ́wọ́ àwọn ọkùnrin pàtàkì jùlọ. Mo máa ń gba ọwọ́ láwọn obìnrin, mo kò máa ń gba ní ránpẹ́ ni. Ṣùgbọ́n ní ọwọ́ ọkùnrin torí ẹṣin mi ni èmi kì í gba ọwọ́ lọ́wọ́ ọkùnrin. Ẹṣin mi ò fàyè gbà mí láti gba ọwọ́ lọ́wọ́ ọkùnrin tí n bá pàdé wọn. Mo kò m á kí wọn ní kì í pé ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kó àṣálẹ́, báwo ni? Ṣùgbọ́n nípa tí obìnrin mo lè gbọ́wọ́, mo sì lè dì mọ́ ọ obìnrin níbikíbi tí a bá ti ríra.

Mo nífẹ̀ẹ́ láti lo ìrọ̀rí bí méjì torí pé mo jẹ́ ọlọ́kọ ara. Mo máa ń fẹ́ kí orí mi wà lókè dáadáa kí ó le rọrùn fún mi láti mi torí tí orí mi bá ti lọlẹ̀, ó máa ń nira láti mi, o sì máa ń dàbí pé mò ń ho ọ̀rùn. Ti n ba wá lo ìrọ̀rí méjì, mo máa ń gbádùn ọ̀rùn náà, mo sì máa ń mi dáradára. Ó máa ń jẹ́ kí oòrùn mi yẹn kí ó, kí ó rọrùn fún mi láti sùn, tí mi i ní máa yí ṣọtùn, máa yí ṣóṣi. Nígbà mìíràn, mo lè lo ẹyọkan kí ń kàko tó bá ti jẹ́ ìrọ̀rí tó fẹ́lẹ́, màá kàkò sọ́nà méjì láti lè fi sí abẹ́ ọ̀rùn mi mọ orí mi dáradára kí ó le rọrùn fún mi láti sùn.

Owó tí mo ń gba dára tó, torí ẹni mo ṣe ń ṣiṣẹ́ mi kárakára. Owó náà ó tó níwọ̀nba ti ẹ, ṣùgbọ́n tí ó bá ju bẹ́ẹ̀ lọ kò sí n tó burú. Ṣùgbọ́n ó sì dára ju ọ̀pọ̀ ibi tí àwọn èèyàn ti ń ṣiṣẹ́ lọ. Ó ká mi láti lè jẹun, láti lè tọ́jú ilé mi àti ran ọkọ mi lọ́wọ́ ní àwọn nǹkan tí a bá fẹ́ ṣe nílé. Ó dára níwọ̀nba tirẹ̀, ṣùgbọ́n kò ń ṣe pé ó ti wá wà níbi tú ipèle tí ó ga jù.

Mo máa ń pàdé àfojúsùn títà mi torí pé mo máa ń mu nǹkan lokunkundun lọ́kùnkúndùn gan, bẹ́ẹ̀ mo sì máa ń gbìyànjú láti ríi pé gbogbo nǹkan ni mo ṣètò rẹ̀. Nígbà tí mo bá fẹ́ ṣe pàdé àfojúsùn sísun yẹn, mo máa ń pe àwọn oníbàárà mi lóòrèkóòrè láti lè máa rántí pé a sì wà nínú ninu inu owó títà ọjà, tí wọ́n sì máa ń dùn torí pé mo máa ń rántí wọn ní gbogbo ìgbà. Àwọn tí ó máa ń jẹ́ kí n pàdé àfojúsùn títà mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bọ́ tí ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ara ẹ̀kọ́ tí a kọ́ nígbà tí à ń kọ́ àti wa ọkọ̀ ni. Àti ipé ní òpópónà àwọn agbófinró tó mọ̀ nípa ọkọ̀ ní òpópónà wọ́n máa ń wà níbẹ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwa tí a bá ń kọjá láti lè ṣe ẹ̀kọ́ nípa ìdojúkojú àti dá ọkọ̀ dúró.

Inú àpamọ́wọ́ ọwọ́ mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ sí. Kọ́kọ́rọ́ ilé mi àti kọ́kọ́rọ́ ọkọ̀ mi inú àpamọ́wọ́ mi ló máa ń wà. Mi ò kí ń kọ́ ì filẹ̀ sí ibikíbi tí ń bá rí, torí tí ẹnikẹ́ni bá rí mú, wọ́n sì lè ṣe ìjàmbá fún'yàn láti kó ǹkan tó ní, tó ní, tó ní laári nínú mọ́tò oníwá rẹ̀ àti pé wọ́n lè lọ sínú ilé àbí ki won rọ kọ́kọ́rọ́ yẹn ẹ̀dà ẹ̀ mìíràn tí yóò bá sí ní ilé tí wọ́n sì máa lọ ṣìyàn ní ìjàmbá nínú ilé láti kó ẹ́rù onítòhún lọ àbí láti k'ẹ́rù nínú ọkọ̀ tí yóò gbé sílẹ̀ tí wọ́n bá ti ní ẹ́, tí wọ́n bá ti rí ọ̀nà àti mú kọ́kọ́rọ́ náà. Nítorí náà, inú àpamọ́wọ́ mi ni kọ́kọ́rọ́ mi máa ń wà. Yálà kọ́kọ́rọ́ ọkọ̀ mi ni àbí kọ́kọ́rọ́ ilé.

Mo máa ń lo èyíkéyìí etí, etí inú tàbí títà. Eti inú mi ó máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀mí ràn tí mo kò máa ṣe bí i aláìgbọ́. Nítorí àwọn Yorùbá ní kí wọ́n fi rí gbígbọ́ ṣaláìgbọ́, fi rírí ṣaláìrì. Àwọn etí mìíràn wà tí máa ti à ń kọ́ ọ pé ìyàn gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí tí ó ń ṣe ọ̀rọ̀ tó yẹ kí ó tó kọjá lẹ́gbẹ̀ẹ́ ènìyàn àbí tó ń bá ènìyàn sọ, tẹ́ pé wọ́n ni wọ́n ń dojúkọ láti bá sọ̀rọ̀. Àwọn èyíkéyìí tí ò bá jẹ́, mo máa ń 1o èyíkéyìí etí tí ó bá wá sí irú, irú ọ̀rọ̀ tí ọbá fẹ́ gbọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáradára nítorí pé ìrínisí nisọni lọ́jọ́. Tí eeyan bá to ọjà dáadáa, tí eeyan ṣàmójútó rẹ̀, àwọn tí olùbárà eeyàn tó bá rí, á wù wọ́n láti bá ni raja àbí láti fi ọ̀rọ̀ sẹ́nu fẹ́lọ́ mìíràn láti wá bá yàn raja. Ṣùgbọ́n tí eeyan o bá ṣètọ́jú ọjà eeyan dáadáa, àwọn èèyàn máa wò ó wipé èèyàn o ki ń ṣe ẹni tí ó fẹ́ ta ọjà tàbí tí ó kójú òsùnwọ́n láti ta ọjà tó ń tà.

Ó ti pẹ́ o, tí mo ti rìnrìn àjò fún iṣẹ́, àti lé ní oṣù-- ọ̀sẹ̀ ọdún mẹ́sàn tí mo ti rìnrìn àjò fún iṣẹ́ gbẹ̀yìn. Ìlú Èkó sì ni mo lọ. Mo lo bí oṣù márùn-ún fún láti rìnrìn àjò, fún ìrìn àjò iṣẹ́ náà. Ibẹ̀ ni mo wà fún oṣù márùn-ún tí mò ń ṣiṣẹ́, tí mo sì ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí iṣẹ́ láti lè tẹ̀ síwájú.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo ṣe máa ń gba ẹ̀yìn. Wọ́n lè fún mi, wọ́n lè yìn mí, kí wọ́n fún mi ní owó, wọ́n sì lè yìn mí láti gbé mi sókè ní ibi iṣẹ́, láti ipò kan sí ipò tó ga ju ibi tí mo wà tẹ́lẹ̀ lọ. Èyíkéyìí tí ò bá wà, ọ̀nà ìyìn láti fi yìn ènìyàn, láti fi yìn mí tí n bá ṣiṣẹ́, ó máa ń ṣe ìwúrí láti ṣiṣẹ́ sí i. Ìyìn wà ní ọ̀nàkọnà, ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù nínú ibi iṣẹ́ mi ni kí wọ́n fún mi ní owó tàbí kí wọ́n gbé ẹ, sáláry mí lọ sókè àbí kí wọ́n gbé ipò mi ga ju ibi tí mo wà tẹ́lẹ̀ lọ.

Àwọn ìpèsè ohun èlò tí mo máa ń pèsè, mo máa ti ní àfipamọ́ kan níbí kan. Boya ní oṣooṣù ni mo máa ti ń fipamọ́, so ní ìbeẹ̀rẹ̀ oṣù, maà lọ ra àwọn nǹkan yiì lọ́jà láti lè jẹ́ kí ó wà ní ìrọ́wọ́ tó àwọn tí ó máa fi ṣiṣẹ́. Torí láìsí àwọn ìpèsè àwọn ohun èlò ibi iṣẹ́, iṣẹ́ ò lè lọ dáradára. Àwọn èèyàn tó dẹ̀ ń bá'yàn ṣiṣẹ́, ìnira ló máa jẹ́ fún wọn. Ni gbogbo ìgbà, mo máa ń gbìyànjú láti fi àpamọ́ owó kan síbí kan láti lè fi rí pèsè àwọn ohun èlò ní oṣooṣù.

Ìgbà mélòó ni mo máa ń wojú àwòrán lójoojúmọ́? Mo máa ń wojú àwòrán lójoojúmọ́, ẹ̀ẹ̀kan lójúmọ́ náà ni mo máa ń wojú àwòrán. Nítorí pé mo ti rẹwà lóbìnrin, èmi gan sí mọ̀ pẹ̀lú. Tí bá ti múra láàárọ̀ tí mò ń lọ ibi iṣẹ́, mo kàn máa wò ó bóyá ojú mi gúnrégé àti aṣọ tí mo wọ̀ ó dúró déédéé lára mi. Tí ò sì ni ti pé eeyàn wò mí níta wò pé ṣé ẹ̀leyi ò kúrò nínú ilé rẹ̀. Wòrú aṣọ tó wọ̀, wo b'ojú rẹ̀ ṣeré. Mo máa ṣe ń wo àwòrán ní àárọ̀ kí n tó jáde nínú ilé. Lẹ́yìn náà, mi kì í wo àwòrán mọ́. Tí bá dé bí mo ṣe máa bọ́ aṣọ ni mo máa ma wá láti lè jẹ́ kí ara mi kú atẹ́gùn-fẹ́ ṣe.

Rárá, mi ò kí ń pa àwọn ọ̀ṣọ́ ṣára nítorí pé mi ò nífẹ̀ẹ́ sí nǹkan tó pọ̀ ju lára mi. Mo nífẹ̀ẹ́ sí kí ara mi wà bí Ọlọ́run ṣe dá mi, kí n wọṣọ níwọ̀nba àti níwọ̀ntúnwọ̀nsì. Mo ní ẹ̀wà tí ò jẹ́ wípé ki eeyan ṣẹ̀ṣẹ̀ fi ọ̀ṣọ́ kí eeyan fi gbé lárugẹ.

Àwọn nǹkan tó máa n fún mi ní ìtara níbi iṣẹ́ ni kí ènìyàn máa máa mú kí i ní àwọn olùbáṣiṣẹ́ tí ó mú iṣẹ́ wọn lọ́kùnkúndùn, tí wọ́n máa ń fi iṣẹ́ ṣeré tàbí fi iṣẹ́ falẹ̀. Mi kò nífẹ̀ẹ́ sí kí èèyàn máa pẹ́ dé ibi iṣẹ́. Tí ago ìṣiṣẹ́ bá jẹ́ aagomẹ́jọ kí o ti dé ibi iṣẹ́ bí i ago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́wàá, tí wà á le ti ṣètò ibi ìṣiṣẹ́ rẹ kí àwọn oníbàárà tó wọlé. Mi kò nífẹ̀ẹ́ sí kí òṣìṣẹ́ kí ó jẹ́ ẹni tí ó gbéraga, tí ó máa máa sọ̀rọ̀ ṣàkàṣàkà sí àwọn oníbàárà. Mi kò nífẹ̀ẹ́ sí, rárá, àwọn nǹkan tí ó máa ń ta mí lára nìyẹn. Àbí kí ó rọ́ oníbàárà, kí ẹ má dá wọn lóhùn lásìkò, kí ẹ máà fi wọ́n ṣeré, bí ẹni pé wọ́n wá tọrọ oúnjẹ lọ́wọ́ wa, àwa sì ni a fi wọ́n jẹun. Nítorí náà, mi nífẹ̀ẹ́ sí kí gbogbo ìrú ìwà yẹn máa ṣẹlẹ̀ níbi tí ń bá ti ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọ́ ri láti ibi iṣẹ́ ni mo ti lọ. Oníbàárà kan ló ń gbé wa lọ síbẹ̀ tó ní pé wọ́n jí owó nínú account òun. Bẹ́ẹ̀ a kò sì mọ nǹkan kan nípa rẹ̀. Òun ló ti fi káàdì ìgbowó rẹ̀ síbi tí ó nílò. Bẹ́ẹ̀ ìgbà tí wọ́n wá yọ owó nínú account rẹ̀ ló fi àwọn ọlọ́pàá wa gbé wa. Tọ sí gbé wa lọ sí Àgọ́. Ibẹ̀ la wà láti òwúrọ̀ títí dá alẹ́. A kò rọrùn rárá.

Mi kò lo àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan. Mi kò tilẹ̀ mọ nǹkan tí ó ń jẹ́ ìgbọ̀nsẹ̀, ṣùgbọ́n mi kò lo àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan. Àwọn iṣẹ́ tí ó wúlò fún mi, òun ni mo ṣe, mo sì máa ń ṣiṣẹ́ mi dáradára. Yálà, ǹkankan tí ń bá lò láti fi ṣiṣẹ́ náà, mo máa ń jẹ́ kó jẹ́ pé mo ṣiṣẹ́ mi bí ó ṣe tó àti bó ṣe yẹ nígbà tí ó sì jẹ́ ìwúlò fún àwọn tí ó bá fẹ́ lò ó.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba torí pé ó mọ́ mi nílò bí tí afẹ́fẹ́ bá ti ń fẹ́ sí èèyàn, tí èèyàn ní láti gba atẹ́gùn níta yálà láti gba atẹ́gùn ní ibi ránpẹ́ àbí ibi tó tú gbangba jù bẹ́ẹ̀ lọ, ipò tí ọ̀n máa wà nínú ilé tí òru máa mú yàn.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi gba bí wákàtí kan níbi iṣẹ́, tí ó bá ti di aago kan, mo máa ń lọ fún ìsinmi oúnjẹ ọ̀sán tí mo sì máa lọ sí ọgbà ibi ìjẹun wa. Tí n bá jẹun tán, mo máa sinmi torí mi kò lè lo wákàtí kan fi jẹun tán. Ṣùgbọ́n mo máa sinmi fún ìṣẹ́jú ránpẹ́ lẹ́yìn ìgbà tí mo bá jẹun tán, ìgbà náà ni mo máa padà sí ẹnu iṣẹ́ tí aago méjì bá lù.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọn. Mo mọ̀ a ti fọn èdè Yorùbá dáradára. Ọmọ Yorùbá ni mí, mo sì gbé nílẹ̀ Yorùbá. Yorùbá làwọn òbí mi. Mo sì mọ bó ṣe ń fọn ọ̀rọ̀. Bí ọ̀rọ̀ náà bá ti gùn tó àbí tí ó pọ̀ tó, mo lè fọn án dáadáa. Bẹ́ẹ̀ sì ni torí pé mo jẹ́ ọmọ Yorùbá dáadaa.

Mo fẹ́ràn aláwọ̀ ewé nínú yàrá mi torí ó máa ń jẹ́ kí ó dàbí pé inú ìta gbangba inú afẹ́fẹ́ tó fẹ́ láti ita ní òórùn to wá láti yàrá mi. Mo fẹ́ràn ìkan aginjẹ̀ tí ó jẹ́ aláwọ̀ ewé tó sì rùn bí ewé tàbí kó filẹ̀ farafẹ́ strawberry, mo láìké rẹ̀ dáradára.